Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá sín? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sín, màá wa aṣọ láti fi nu imú. Iyẹn tí ikunú bá jáde ní imú mi, mà á wọ aṣọ àbí nǹkan tí a ń pè ní handkerchief máa fi mú. Ọ̀pọ̀ ìgbà tí màá sín léra léra, bí èmi ji bí ẹ̀mẹta sí ẹ̀mẹrin, mo lè lo rọ́bù tó múta, màá fi si mú láti fi dá sísìn yẹn dúró. Àbí kí n wò ńǹkan tó ń fà, bí kí nǹkan tó ń fà tí mo fi ń sín. Ó lè jẹ́ òru ló mú tí imú mi fi, ó fi ń sín. Tàbí ó lè jẹ́ òtútù ló kó sí mi láyà àbí ló kó sí mi lára tí mo fi ń sín. Tó bá yẹ pé òtútù ni, mà á wọ aṣọ láti fi bo ara mi kúrò nínú òtútù. Ṣugbọn tó bá jẹ́ pé òru ni, mà á wá ibi tí atẹ́gùn fẹ́ẹ́rẹ́fẹ́ jẹ́ wà. Yi lè dá sísìn mi dúró. Gbigbọ̀n gbogbo ǹkan tí mo máa ń ṣe tí mo bá sín náà ni mo dárúkọ yìí. Mo lè lo rọ́bù, mo lè wọ aṣọ láti bo ara mi kúrò nínú òtútù. A, mo sì lè wá ibi tí atẹ́gùn fẹ́ẹ́rẹ́fẹ́ bá jẹ́ tó bá yẹ pé òru ló fà tí mo fi ń sín.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe oúnjẹ? À, bí a ti ń ṣe oúnjẹ èmi mọ̀ lọ́pọ̀lọpọ̀. Mọ bí a ṣe ń ṣe oúnjẹ. Ó wá ẹ, a dá lé lórí irú oúnjẹ tí mo bá ń ṣe. Tó bá jẹ́ pé ìrẹsì ni, mi mọ̀ bí a si ń ṣe ìrẹsì lọ́pọ̀lọpọ̀. Oríṣiríṣi ìrẹsì sì ni a máa ń ṣe, èmi mọ̀ yẹn. Mo mọ̀ ṣe lọ́pọ̀lọpọ̀. Mo mọ̀ àwọn èròjà àti i nǹkan tí màá fi ṣe. Mo mọ̀ àwọn nǹkan tí ó jẹ́ kí ó dùn àwọn nǹkan tí ó jẹ́ kó máa ta ṣánṣán. Ó sì jẹ́ oúnjẹ mi bí àmàlà, mo mọ̀ bó ṣe ń ṣe ìyẹn náà. Mo mọ̀ bó ṣe ń ṣe sẹ̀mo ni. Èmi fẹ́ràn ìsẹ̀mú lọ́pọ̀lọpọ̀. Pé màá fẹ́ ṣe sẹ̀mo, mo, mo nílò láti gbé omi kaná, mo lè pa pẹtẹẹsì mu yẹn kí ń jẹ́ kí omi hó. Màá da pẹtẹẹsì sínú rẹ̀ tí ìyẹn náà bá ti hó, ni màá sẹ́ tọ da sẹ̀mo sí inú rẹ̀. Ma wá rò dáadáa, tí ó fi ṣe paapo tí ó fi jinná. Bẹ́ẹ̀ náà ni fún àmàlà. Bẹ́ẹ̀ náà ni mo mọ̀ bó ṣe ń tẹ ẹ̀bà náà. Ẹ̀bà ìyẹn ò lè láti ṣe ń tì e. Tí omi bá ti hó, mo lè da gàrrì sí inú rẹ̀ nínú pọ́ọ́tì. Àbí kí n wa ike kan kí n da omi gbígbóná sí, kí ń dẹ̀ dá garri sí inú rẹ̀. Bẹ́ẹ̀ ni mo mọ̀ bá ṣe, a ṣe ń gún iyán náà. Tó bá jẹ́ ti iyán gígùn, mo mọ̀ bá ṣe ń ṣe. Bẹ́ẹ̀ ni ta bá ti bẹ iṣu sí omi tí iyán bá ti jìná, màá gbé odó síta, màá ti fọ òun àti ọmọ odó rẹ̀, a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gún iyán náà. Bí a si ń ṣe iṣu jíjẹ ta fi yọ sí, a i fi yọ sí iṣu tí a fi ń gún iyán. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni bá ṣe ń ṣe àwọn ọbẹ̀. Mo mọ̀ bó ṣe ń ṣe ọbẹ̀ ewédú, ọbẹ̀ ilá àti ọbẹ̀ ẹ̀fọ́. Mo máa àwọn oríṣiríṣi ẹ̀fọ́ àtàwọn èròjà tí a fi ń ṣe ẹ̀fọ́. Bẹ́ẹ̀ ni ọbẹ̀ ata náà. Mo máa bá ye ń lo àwọn tòmátò àti rodo pẹ̀lú àwọn èròjà náà tí a fi ń ṣe àwọn ìyẹn náà. So oníbàá yẹn, mo lè sọ pé mo mọ̀ bí a ti ń ṣe oúnjẹ. Kò sí oúnjẹ tí mo lè jẹ tí èmi kò lè sè.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Hmm. Nígbà tí mo kẹ́yìn sunkún, mo lè rántí ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ àsìkò àti àkókò àti oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí o mu mi sunkún. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sọ ẹni tó súnmọ́ mi tó jẹ́ bí ọ̀rẹ́ àbí bí ẹni tí màá sọ́nà àbí tí màá pàdánù ènìyen. Àá, mo máa ń mu gburugburu bá ọkàn mi, máa ń mu ìbànújẹ́ bá ọkàn mi. Nígbà yìí, omi ẹ̀kún á jáde ní ojú mi. Màá sọ ẹ̀kún gidi gan. Mo rántí dáadáa ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ tí mò ń dàgbà, mo máa ń rí pé àwọn ọ̀rẹ́ tó pàdánù òbí rẹ̀ á máa lọ ibi isinku, a á sọ ẹ̀kún bẹ́ẹ̀. Iyẹ́n wá. Mo tu máa ń su ẹ́kún nígbà tí mo bá ń sọ owó nù bóyá mo lọ ṣe, ah, ìdòwò pọ̀ tí mo pàdánù owó tó ṣe iyebíye àbí owó tó pọ̀ gan-an. Àá, nígbà yìí náà, mo máa ń sun ẹ́kún torí owó yẹn jẹ iyebíye sí mi. Bẹ́ẹ̀ náà ni. Ìgbà mìírà tí mo bá ń ṣe eré ìdárayá, màá lọ fẹsẹ̀ gbá ǹkan àbí tí mò ń ṣe iṣẹ́, léyìn náà tí màá mú kí n sun ẹ́kún. Àá, ìgbà tí mo sunkún kẹ́yìn, mo sì lè rántí dáadáa, dáadáa ó. A lè sọ pé bóyá ìgbà tí mò ń dàgbà báyìí, mi ò ki n sunkún gbogbo igba, pé gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin, mo ń pa ǹkan mọ́ra. Àm ọni inú mi lòun. Mo máa ń sun ẹ́kún. Mi kàn ń sọ ọ́ síta ni. Mo ń sun ẹ́kún gidi gan. Ìgbà mìíràn tí mo bá se, boya ìdánwò kan tí mo fi gbogbo ẹ̀mí mi àti agbára sí tí mi ò wá pàṣì, eléyìn náà máa fàá kí n sọ ẹ́kún. Bẹ́ẹ̀ ni. Ìgbà tí mo sunkún kẹ́yìn ni àwọn ìgbà tí mò darúkọ yìí kò dẹ́ tíì pẹ́ rárá. Bẹ́ẹ̀ ni.

Nígbà wo ni o kẹ́yìn pàdé ọ̀rẹ́ rẹ? E, ìgbà tí mo kẹ́yìn pàdé ọ̀rẹ́ mi, ìyẹn jẹ́ ọdún tó kọjá ní oṣù Júùnù. Ó ti fẹ́ lọ síbi oṣù mẹ́fà sí oṣù méje báyìí tí a ríra gbẹ̀yìn. Igba mi a máa ń sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ayárabíàṣá. Àmọ́ ìgbà tí a ríra kẹ́yìn ni ìgbà tí eyi ọ̀rẹ́ mi tí a ń pè ní Michael, ìgbà tí ó ń ṣe ìgbéyàwó rẹ̀ ní ìlú Àkúrẹ́. Nígbà yí là ń ṣe ètò tá a mu aṣọ ẹbí lọ́kùnrin lóbìnrin. La gbera láti ìlú Ọ̀fà lọ sí ìlú Àkúrẹ́ láti lọ bá ṣe ayẹyẹ ìgbéyàwó iyen àwa ọ̀rẹ́ ta sì rán lọ́wọ́ ta sì ní àkókò ìdárayá. Inú wa dùn lọ́pọ̀lọ́pọ̀. A rán ọ̀rẹ́ wa lọ́wọ́ nígbà yẹn. Nígbà yẹn ni lẹ́yìn ìgbà tí a parí ìgbéyàwó tí gbogbo wa padà lọ sí ìlú onikaluku wa. Ọ̀rẹ́ mi padà wá sí ìlú Osogbo. Èmi padà lọ sí ìlú Ọ̀fà. Èmi àti àbúrò mi, àwọn mìíràn padà lọ sí ìlú ibi tí wọ́n ti wá. Àti ìgbà yẹn ni a ti fojú kanra gbẹ̀yìn. Ṣùgbọ́n a máa ń bá ara wa sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ ayélujára ní gbogbo ìgbà. A gbóhun ara wa, a n bá ara wa sọ̀rọ̀ lórekóore. Ṣùgbọ́n a ti fojú rira wa láti bi oṣù mẹ́fà sí oṣù méje gbẹ̀yìn. Ní báyìí tí a ti wà ní ìlú ara wa, a ní èròǹgbà láti jáde ká lọ ṣe ìdárayá ní àwọn ilé oúnjẹ. Ìbẹ láti tún ti lérò pé ka pàdé padà láti tún sì kíra gẹ́gẹ́ bí ọ̀rẹ́ lẹ́yìn bí oṣù mẹ́fà sí oṣù méje tí a ti ríra gbẹ̀yìn. So ìgbà tí mo ti rí ọ̀rẹ́ mi gbẹ̀yìn, ìgbà a pàdé gbẹ̀yìn niyen, bí oṣù mẹ́fà sí oṣù méje.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Hmm, nǹkan tó máa ń mú mi rẹ́rìn pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Alákọ̀ọ́kọ́, ọ̀rọ̀, ọ̀rọ̀ ẹ̀fẹ̀ bóyá láti ẹnu ara mi àbí láti ẹnu ẹlòmíí, ìyẹn máa mú mi rẹ́rìn dáadáa. Ìgbà mi, mo lè sọ ọ̀rọ̀ tó, tó máa ń pani lẹ́rìn, tàbí kí ọ̀rẹ́ mi àbí ẹni tí a jọ wà ó lè sọ ọ̀rọ̀ tí ń pani lẹ́rìn, ìyẹn máa mú mi rẹ́rìn. Ìgbà mi wà tí mo sì lè rán, rántí ènìyàn kan, mò kan lè dá rẹ́rìn. Bá rántí ènìyàn kan bóyá nǹkan tí ẹ̀yàn kan sọ tẹ́lẹ̀ rí, tàbí nǹkan tó ti ṣẹlẹ̀ rí, tàbí ìbáṣepọ̀ mi pẹ̀lú ènìyàn kan tó mú inú mi dùn, mò kan lè rẹ́rìn láti inú wa. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan mìíràn tó máa ń mú mi rẹ́rìn ni ká ní wípé mò ń wo àwòrán àbí fíìmù tí wọ́n ṣe eré ìdárayá tó ń pani lẹ́rìn lọ́pọ̀lọpọ̀, ìyẹn ó lè mú mi rẹ́rìn. Màá rẹ́rìn bíi ọmọ kékeré. Bẹ́ẹ̀ni, ìgbà mi wà tí mo bá bayan sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayarabi àṣá. Bẹ́ẹ̀ ni, mo lè sọ ọ̀rọ̀ àbí mo lè ṣe ohun mi bí ọmọ kékeré, ìyẹn lè mú mi rẹ́rìn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀ ìgbà ti tí bóyá tí ó bá rẹ̀ mí jẹ, àbí tí mo fẹ́ dárayá, mo lè lọ sórí àwọn ẹ̀rọ ayélujára. Wàtà ni, kí eré ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán, àwọn fíìmù tí àwọn ènìyàn ṣe láti mú ara ènìyàn yá gágá. Ìbẹ̀ tí èèyàn bá rẹ́rìn, wọ́n mú ara èèyàn balẹ̀. Ìyẹn là ń pè ní, ah, ìgbà tí èèyàn bá fẹ́, tí èèyàn bá fẹ́, ah, ká ní wípé mo ti ṣiṣẹ́ láti àárọ̀, mo wa á fẹ́ ṣíwọ́ iṣẹ́, mo fẹ́ sùn díẹ̀, àbí tí mi ò fẹ́ ṣiṣẹ́, mo lè lo àsìkò yẹn láti lọ wo bí kọ̀mẹ́dì tí a ń pè ní fíìmù tó múyàn rẹ́rìn lórí àwọn ẹ̀rọ ayélujára. Àwọn nǹkan yìí máa ń múyàn rẹ́rìn ní ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn nìyẹn.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Kí ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ sùn? Há! Ọ̀pọ̀ ìgbà èmi gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin, mo kàn lè wọ ṣòkòtò pémpén, tí mo bá fẹ́ lọ sùn. Mo lè máa wọ aṣọ kankan sí àyà. Iyẹn ìgbà tí, bóyá tì oru bá mú tàbí tí mo fẹ́ kí atẹ́gùn fẹ́ sí ara mi díẹ̀, èmi ò ní wọ aṣọ kànkan sí àyà. Mo kàn lè wọ ṣòkòtò pénpén pé kí n lọ sùn. Iyẹn rà. Ìgbàmi wá tí òtútù bá mú gan an, háà, màá wọ ṣòkòtò tó gùn, ṣòkòtò tó gùn, màá wọ aṣọ sí àyà. O dè tún le wọ, àbí aṣọ tí ó, tí ó kí díẹ̀. Ìyẹn tí a ń pè ní, ehn, sweater. Aṣọ yẹn gùn, ó dẹ máa kíi tí ó lè bo mi ní ara dáadáa tí yóò jẹ́ kí oru mú ara mi. Ìgbàtí òtútù bá mú kódà, o tún lè da aṣọ bo ara pèlú. Ó, nǹkan tí mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn ó dá lé lórí ìgbà tí bí afẹ́rẹ́ bá ṣe fẹ́, bóyá àgbà tí oru bá mú àbí ìgbà tí òtútù bá mú. Èyí ni ó jẹ́ kí n mọ irú nǹkan tí màá wọ̀ tí mo bá fẹ́ sùn. Àmọ́ ọ̀pọ̀ ìgbà, bí mi ò bá tí rí ọyẹ́ púpọ̀ ní ẹnu ojọ́ mẹ́ta yìí, èmi ò wọ aṣọ sùn. Ṣòkòtò pénpén nìkan ni mò máa ń wọ̀ sùn. Iyẹn ti ti dába yẹn. Ìgbámí wá tí mo bá jí lóru tí mo bá rí pé òtútù fẹ́ mú díẹ̀, mo máa mú aṣọ mi, màá wọ̀ sí àyà kí òtútù bá máa, kó máa bàá kó sí mi ní àyà àbí kí n wá aṣọ kí n dá bora. Èmi, kò ṣì tí ì ṣe ìgbéyàwó. Ìbápé aṣọ tí ọkọ àti àti ìyàwó máa ń wọ, tí à ń pè ní pajamas, ni a máa ń wọ̀ sùn. Èmi ò tíì ní ìyẹn. Èmi gẹ́gẹ́ bí ọ̀dọ́ ọkùnrin, aṣọ ṣòkòtò pémpé àti aṣọ nìkan ni mo máa ń wọ̀ sùn.

Ṣé o ní aṣọ òtútù? Ṣé o ní aṣọ òtútù? É bẹ̀ení, mo ní aṣọ òtútù. Igba tí òtútù bá mu àbí igba ti ọyẹ́ bá mu, aṣọ tí mo máa ń wọ ó yàtọ̀ sí ìgbà tí, ìgbà tí atẹ́gùn ga ba fẹ́ fẹ́ fẹ́rẹ́fẹ́ àbí ìgbà tí òru bá mu. Aṣọ tí a sì máa ń wọ̀ nígbà òtútù, òní a máa ń pè ní ìyìnbo bí i sweater ó jẹ́ aṣọ kan tí ó ki tó gùn ní apá tó de máa ń bo ara. Ìyẹn máa ń jẹ́ kí ó dáàbò bo wa kúrò ní ọwọ́ òtútù. Orúkọ mìí tí a tún lè fún un ni cardigan. A rí àwọn aṣọ yìí wọn tún lè ní fílà lẹ́yìn ìgbà tí wọ́n bá jẹ́ aṣọ tó ki tó gùn lọ́rùn tó lè tóbi díẹ̀ ní ara. Àwọn aṣọ yìí máa ń bo ara kúrò ní ọwọ́ òtútù. A tún ní nǹkan ìyẹn wọn ń pè ní English ní èdè òyìnbó bí i jákẹ́ẹ́tì. Bẹ́ẹ̀ ni, ìyẹn náà wa tí a máa ń wọ̀ láti bo ara kúrò lọ́wọ́ òtútù. Ìyìnbo tó ní ìmi táa ń pè ní coat àbí suit. Ìyẹn fún àwọn, àwọn tó ń ṣiṣẹ́ ọ́fíìsì. Ìyẹn àwọn yẹn náà máa ń wọ̀ yẹn láti bo ara wọn kúrò ní ọ̀nà òtútù. Àmọ́ aṣọ òtútù tí èmi ní, tí èmi máa ń wọ̀ òun ni wọ́n pè ní sweater àbí cardigan. Bẹ́ẹ̀ ni, èyí tó ní apá gígùn tó ki tó lè tóbi ní ara, ìmi tó lè ní fílà, ìyẹn la máa ń wọ̀ láti fi bo ara wa kúrò ní ọwọ́ òtútù. Tí màá jì fẹ́ wọ aṣọ láti fi bo ara mi kúrò ní ọwọ́ òtútù, màá wọ aṣọ sí inú, màá wọ ṣòkòtò gígùn bó dàá mi lè wọ, ah, àwọ̀ tẹ́lẹ̀ gan sí abẹ́ ẹsẹ̀ mi tí a ń pè ní socks. Bẹ́ẹ̀ ni, àwọn líle a wọ̀ táa ń pè ní aṣọ òtútù tó lè bo ara wa kúrò ní ọwọ́ òtútù tó sì lè fún wa ní òru díẹ̀ sí ara wa nígbà tí òtútù bá mu.

Báwo ni ó ṣe máa ń tọrọ àforíjìì? Bí mo ṣe máa ń tọrọ àforíjìn? Hé! Hmmm. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ṣẹ̀, bóyá ní ọ̀rọ̀, ní ìṣe, ní èrò, ní ìhùwàsí mi tí mo rí pé nǹkan tí mo ṣe kò da tó àbí ó kù díẹ̀ ká tó. Ọkàn mi ò níbalẹ̀. Àfi ìgbà tí mo bá tọrọ àforíjìì, bóyá ní ọwọ́ ènìyàn ni àbí ní ọwọ́ Ọlọ́run. Mo máa ń tọrọ àforíjìì ní ìgbá mi lọ́wọ́ ènìyàn tí mbáa ti sọ ọ̀rọ̀ kan tí óò da àbí ọ̀rọ̀ tí ó mú mi dẹ́ṣẹ̀ àbí tí mo hu ìwà sí. Bẹ́ẹ̀ ni. Àbí tí mbáa fi ojú pàyàn rẹ̀, màá lọ bá ènìyẹ́n, màá ṣe àtúnṣe, màá ní pé kí ó dáríjì mí wípé ìhùwàsí mi sí i kò daa tó. Mo dẹ̀ tí mọ ìdí tí mo wá fún ìdáríjì nìyẹ́n pé kó dáríjì mí, kó má ṣe wo ìhùwàsí mi pé mi tuń jẹ́ kí iru rẹ̀ wáyé mọ́. Tóbàási jẹ́ pé Ọlọ́run ni mo ṣẹ̀ sí, màá lọ síwájú rẹ̀ nínu àdúrà, màá ní pé kó ṣáánú mi, kó wò pé ènìyàn ni mí, ènìyàn lásán ni mo jẹ́, ènìyàn ṣíre kò sí gbá ti àì ṣẹ̀. Bí a mọ̀ mọ̀n ni bí a mọ̀ mọ̀, a máa ń ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀. So màá sọ fún Ọlọ́run kó kí ó dáríjì mí, kó dáríjì mí ní ọ̀rọ̀, ní èrò, ní ìhùwàsí mi, ní ìṣe mi, kó fi àánú rẹ̀ kó boyúwo mi, kó fi bojúwo mi pẹ̀lú àánú, kó dẹ̀ dáríjì mí, kó fi ẹ̀jẹ́ rẹ̀ kó fi wẹ̀mimo kùro ninù gbogbo àìṣedéédé mi àti ẹ̀ṣẹ̀ mi. Àwọn ọ̀nà tí mo ṣe máa ń tọrọ àforíjìì ní elé yìí ni ọwọ́ Ọlọ́run àti ní ọwọ́ ènìyàn. Ìgbà tí mo bá ti mọ ibi tí mo ti ṣẹ̀, ibi tí mo ti ṣe àìrekọjá gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, màá lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àti ọ̀dọ̀ ènìyẹ̀n láti ṣe àtúnṣe láti tọrọ àforíjìì.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Àh, gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin, àsìkò àti ìgbà tí ó yẹ láti máa gé irun, ìyẹn ni, ẹ́ méjì lóṣù bí ọ̀sẹ̀ méjì méjì ní àárín oṣù kan ló yẹ fún ọmọ ọkùnrin láti máa gé irun rẹ̀. Ó yẹ kí àwòrán rẹ̀ kó mọ́ jáde dáadáa, kó mọ́ dán, kó yẹ kí irun máa kún bò lórí, kí irun má ní, à, ipa àbí ìjáde tí ó da lórí irun, lórí rẹ̀. Irun jẹ́ ọ̀ṣọ́ fún ọmọ ọkùnrin. Nígbà yìí ló yẹ kó mọ́ tọ́jú irun rẹ̀ dáadáa ní òré kóòré. Bí èmi ó, ẹ́ méjì ní oṣù ni mo máa ń gé irun mi. Bí mo bá ṣe gé ní ọ̀sẹ̀ alákọ́kọ́, ọ̀sẹ̀ kejì, máa rí pé irun tí mo gé ó ti fẹ́ máa dàrú. Fún àwọn aṣerun, wọ́n tètè máa ń wù padà. Èyí ó ti máa ń ṣ'òye dáadáa da mọ́. A máa padà lọ sí ilé. Ẹni tí ó bá gé'run yẹn, lape ni bàbá. Màá padà lọ ilé rẹ̀ kó bá mi tún irun mi ṣe, kó bá mi gé e dáadáa, kó bá mi dán ibi tí ó yẹ kó dán, kó bá mi fá ibi tí ó yẹ kó fá, so that, màá lè wá dáadáa padà pẹ̀lú àwòrán tuntun. Èyí tí ó yẹ fún ọmọ ọkùnrin. Ìgbà tí mo máa ń gé irun mi, ó jẹ́ bí ọwọ́ ọ̀sán sí ìrọ̀lẹ́. Mi ò kí n gé ní àárọ̀. Ká ní pé mo ní ìjáde kan bí ọjọ́ méjì síwájú, màá lè wípé mo ti lọ gé irun mi bí ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta kí n tó jáde. Torí wipé ìgbà mìí wa tí a bá gé'run, bíléèdì tí a fi ń gé'run lè máa fà àmì sí ẹ̀ekẹ́ wa àbí sí ojú wa. Èyí tí ó jẹ́ k'àwọn èèyàn mọ̀ pé àh! Awe yìí ṣẹ̀ṣẹ̀ gé'run rẹ̀ ni, èyí kò sì dáa. Nígbà yẹn ló yẹ ká ti gé'run bí ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta kí a tó ní bóyá ìjáde àbí ìnáwó kankan. Bẹ́ẹ̀ni.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Há! Iye ìgbà tí mo máa ń fọ eyín mi lójoojúmọ́ ká má parọ́, ẹ̀ẹ̀kan ni. Kó sì ń ṣe, ààrọ̀, o le jẹ́ ọwọ́ ọ̀sán àbí ọwọ́ alẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mi ò bá sí níbi tí mò ń jáde lọ, to ye pé ilé mò ń gbé fún ọjọ́ yẹn, o le jẹ́ wípé bí ya ọ̀sán àbí ìrọ̀lẹ́ tí màá fẹ́ wẹ̀, àkókò yẹn ni màá lò tí màá fi fọ eyín mi. Ka wá ní wípé mò ń jáde lọ ní àárọ̀, tí mo ní ibìkan tí mò ń lọ ká ní mò ń lọ jáde kan ní ọwọ́ àárọ̀, àbí mò ń lọ ibi iṣẹ́, àbí mò ń lọ ibi ìwé ilé ìjọsìn, màá wẹ̀ ni àárọ̀ yẹn, ìgbà yẹn náà màá fọ ẹnu mi. Ka wá ní wípé mi jáde rara, ìgbà mìí wa mo lè máa fọ eyín ní ojojúmọ́ kan. Àwọn dókítà àwọn eyín wọ́n ní wípé a ò gbọdọ̀ máa fọ eyín wa o kéré jù bí ẹ̀ẹ̀méjì ní ojojúmọ́, ìyẹn ní àárọ̀ àti ní alẹ́. Ìyẹn tí a bá jẹun tán ní alẹ́ pé ká máa fọ eyín wa bó dára púpọ̀púpọ̀. Àmọ́ ẹ́ẹ̀kan ni èmi ráyè fọ eyín tèmi ní òjò, ìyẹn tí màá ti fẹ́ wẹ̀. Bẹ́ẹ̀ni, a lè pè ìwà eleyi ni boyè iwa olẹ̀. Àmọ́ èmi ò really fi bu ara kọ́ síbi kí n máa fọ eyín bí ẹ̀ẹ̀méjì lójoojúmọ́. Ẹ́ẹ̀kan ni mo máa ń fọ ní ojojúmọ́, èmi ò sì ń parọ́ nípa èleyi. Ẹ̀ẹ̀kan ni lóòjọ́ ni mò ń fọ eyín tèmi. Ìgbà tí màá si ti fẹ́ wẹ̀, tí màá ti lọ sí ilé ìwẹ̀ ni mo máa fọ eyín mi.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ ni. Mo jẹ́ ẹ̀yan kan tó ní bí i orúkọ mẹ́rin sí márùn-ún, àmọ́ mo lè sọ ìtumọ̀ díẹ̀ nínú rẹ̀. Mi mọ ìtumọ̀ orúkọ tí wọ́n sọ mí. Iyẹn la pè ní Victor ní èdè Gẹ̀ẹ́sì. Victor jẹ́ eyan kan tó borí, ó jẹ́ aṣẹ́gun. Bẹ́ẹ̀ ni, a sì lè pè é ní olùṣẹ́gun. Iyẹn tí Yorùbá n pè ní Ṣẹ́gun ṣẹ́gun. Bẹ́ẹ̀ ni, ní èdè Gẹ̀ẹ́sì, ìtumọ̀ rẹ̀ ni Victor. A á pè é ní olùṣẹ́gun. Ó jẹ́ ẹni tó borí, ẹni tó ṣẹ́gun ní gbogbo ọ̀nà ayé rẹ̀. Mo sì tún jẹ́ Ayo. Ìyẹn, a sì mọ̀ wípé Ayo ní èdè Yorùbá. Ṣùgbọ́n wón kì í ṣe Ayo nìkan. Ayodeji ni orúkọ tèmi. Ìná mi pé Ayo mi òdì méjì. Ìṣẹ̀lẹ̀ lè ṣẹlẹ̀ sí eyan, tó jẹ́ ohun ayọ̀. Boya mo ra mọ́tò ni, ohun ayọ̀, ayọ̀ kan nìyẹn. Tabí mo wa gbe iyawo, àbí kí mo bímo ní ìgbà kan náà pẹ̀lú táìmù tí mo bá ra mọ́tò, a lè pè é ní Ayodeji, Ayòdì méjì. Mo sì tún jẹ́ ọlọ́run fẹ́mi náà. Ìyẹn mean, ìyẹn túnmọ̀ sí wípé Ọlọ́run, ó fẹ́ràn mi lọ́pọ̀lọ́pọ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo sì tún jẹ́ ọpẹ́ mi pọ̀. Bẹ́ẹ̀ ni. Lọ́pọ̀lọ́pọ̀ ló yẹ̀ka a máa dúpẹ́ nígbà gbogbo. Bí i ǹkan rere bá ṣẹlẹ̀ sí wa, ẹ̀ jeka dúpẹ́. A ní bí ẹnu ba, ẹrú bá mọ inúrò, a mọ bọ ṣe ń dúpẹ́. Èmi mọ bọ ṣe ń dúpẹ́ o. Ọpẹ́ tèmi pọ̀ lọ́wọ Ọlọ́run Olódùmarè ọba. Èyí ni àwọn ìtumọ̀ orúkọ tèmi. Wọ́n wá ní orúkọ Gẹ̀ẹ́sì kan náà tí a ń pè ní Isaiah. Èyí jẹ́ orúkọ bíbélì. A máa ń pè ní wòlíì Isaiah, wòlíì Isaiah. Èyí jẹ́ wòlíì tí Ọlọ́run rán iṣẹ́ láti lọ wàásù, láti lọ ṣe ìkìlọ̀, láti lọ ṣe ìrapadà fún àwọn orílẹ̀ èdè Israẹli nínú bíbélì. Bẹ́ẹ̀ ni. Ìtumọ̀ orúkọ tèmi ni èyí tí mò ń sọ yìí.

Ṣé o ti gun alùpùpù rí? Alùpùpù tí èmi mọ̀, òun ni wọ́n ń pè ní bí ọ̀kadà, ọ̀kadà alùpùpù. Kíni eleyi, mo ti gun rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó, tí a máa ń rí ọ̀pọ̀lọpọ̀ ní àdúgbò àbí ní ojú títì. Ọ̀kadà alùpùpù, ó jẹ́ bí ohun ìrìnsẹ̀ fún àwọn èèyàn láti rìn láti ibìkan lọ sí ibòmíràn. Èmi ti gun rí dáadáa. Ẹnu ijọ́ mélòó bóyá bí ọjọ́ di ẹ sẹ́yìn ni alùpùpù ni a rí mọ́. Àwọn ọ̀kadà tuntun oríṣiiríṣii ni ká ní wípé òun ni ó ṣẹ̀ ṣẹ̀ ń jáde. Ó ní àwọn ẹ̀rọ tẹ̀kìnọ́lọ́jì ṣẹ̀ ṣẹ̀ ń ṣe síta. Ọ̀kadà alùpùpù ó jẹ́ nǹkan tí ó gbajúmọ̀ gan ní àkókò wa ní àdúgbò wa nípa ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ Yorùbá. Alùpùpù jẹ́ nǹkan tí àwọn èèyàn ń lò fún ìrìnsẹ̀ gan. Mo máa ń fi gbéra wọn, tan fi ń gbé àwọn ẹbí wọn, tan--tan fi ń rìn láti ìlú kan sí ìlú bomi, láti ìletò kan sí ìletò mi. Àmọ́ èyí ṣe díẹ̀ sẹ́yìn láti rí alùpùpù sẹ́yìn. Ṣùgbọ́n èmi ti gun alùpùpù rí dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà tí mi o ti ẹ̀ ní, mo ní ọ̀rẹ́ tó ní, tó ti fi gbé mi, a ti lọ fi, a ti gun alùpùpù lọ sí ilé ìwé rí, a ti gun lọ sí ìnáwó rí, a ti gun lọ sí ilé ìjọsìn, a ti gun lọ sí ilé ìdárayá. Bẹ́ẹ̀ ni mo ti gun alùpùpù dáadáa, mo ti gun rí.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Há ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, ìyẹn níbi, ah, ilé ìwé mi. Mo ti ṣe ìdálẹ́kọ̀ ri, mo ti mọ, mo ti ní ìmọ̀ lórí àwọn tá ń pè ní journalist, ìyẹn àwọn tó máa ń ka ìròyìn. Bẹ́ẹ̀ni, àti àwọn tó máa ń kọ ìròyìn fún newspaper, radio àti telifisan. Èmi mọ̀ yẹn lọ́pọ̀lọpọ̀. Mo sì ti ní, ìwé jáde, mo ti ní satifikẹti níbẹ̀. Kí ni ǹkan tuntun tí mo fẹ́ kọ́ nípa rẹ̀ ni bí a ṣe ń lo àwọn radio, newspaper àti telifisan yìí, bá ti ṣe fín ṣe, Inkán tí a ń pè ní adivati fún àwọn ohun kan tí àwọn pé àwọn tó ní ilé business àbí kọnpini, àwọn yẹn tó ní bí ohun kan tán fẹ́ ta àbí ǹkan tán fẹ́ jẹ́ kí àwọn ara adùúgbò mọ̀ nípa rẹ̀. Ohun kan tuntun yẹn ni mo fẹ́ kọ́. Ìyẹn tí a ń pè ní (advertising) láti fi le jẹ́ kí àwọn èèyàn mọ̀, kí wọ́n lè wá sí ọ̀dọ̀ àwọn tó ní ilé iṣẹ́ yìí, tó ní product àti safisi tí wọ́n fẹ́ kí àwọn yẹn mọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ni, advertising ni ìmọ̀ tuntun tí mo fẹ́ mọ̀ dáadáa. Óhun ni mo fẹ́ kọ́. Advertising yìí sì ń dá lé lórí ọ̀nà oríṣiríṣi tí ẹ̀yàn lè ṣe. Ẹ̀yàn lè lo kíkọ ìwé, ẹ̀yàn lè lo fídíò, ẹ̀yàn lè lo, ọ́, ohun tí a ń pè ní audio láti fi ṣe, nkan tà ń pè ni advert àbí awareness fún àwọn èèyàn láti wá jẹ́ kí wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tó ní ilé iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe advert fún product àbí safisi wọn.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? A, bẹ́ẹ̀ ni. Mo lè sọ wípé mo mọ díẹ̀ nínú àwọn aládùúgbò mi. Lọ́pọ̀lọ́pọ̀ àwọn tí wọ́n bá gbé ilé tájẹ́ nká tá ń pè ní olùgbàgbé ilé ní ìdíìgi ẹsẹ̀ tó jẹ́ neighbor ní apá ọtun mi ní apá òsì mi, mo mọ wọ́n dáadáa. Bo ṣe sẹsẹ jẹ́ pé ó sẹsẹ pé ọ̀sẹ̀ méjì tí mò ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò yìí ní ilé tuntun, àmọ́ àti ìgbà tí mo ti dé ibí, mo ti fara balẹ̀ láti mọ àwọn aládùúgbò mi, àwọn olùgbàlé tàwọn, àwọn tí a jẹ́ wọ́n ń gbé ilé, mo mọ wọ́n dáadáa. Mo ti ṣe, à, àfihàn ara mi, mo ti kí wọn, mo ti mọ orúkọ wọn, a dẹ̀ ti kí ara wa, ati bá ara wa sọ̀rọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Èmi mọ̀ wọ́n. Àwọn mìíràn tó jẹ́ aládùúgbò tí àjọ gbé ilé, ìgbọ́n tí wọ́n ní bí i ṣọ́ọ̀bù síwájú ta lè wa, mò ń kí àwọn èyẹn náà, mò ń rán kàn lọ́wọ́ wọn, mo sì jẹ́ ọ̀rẹ́ wọn. Mo ní àwọn aládùúgbò omi náà tí ó jẹ́ pé nígbà tí omi bá tán nínú, à, àdúgbò tọ̀dọ̀ wa, a lè lọ sí ọ̀dọ̀ wọn láti lọ pọn omi. Mo mọ àwọn èyẹn náà, àwọn èyẹn náà sì mọ̀ mí. A dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ara wa. Èmi mọ̀ wọ́n bí i aládùúgbò tí ó jẹ́ olùrànlọ́wọ́ àti ẹni tí a lè lọ sábà nígbà mi tí a bá ní bí i wàhálà kan àbí òmíràn. Bẹ́ẹ̀ni, so mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mò wọ́n pẹ̀lú orúkọ wọn, mo sì mọ̀ wọ́n pẹ̀lú bí wọ́n ṣe rí ní ìwò ojú àti ní wọ́n ṣe ga, wọ́n ṣe kúrú sí, wọ́n ṣe pupa, wọ́n ṣe dúdú. Mo mọ wọ́n dáadáa. Mo lè, mo lè sọ wípé ẹni tó ń bọ̀ rí nígbà tí mi ò bá ṣe rí wọn dáadáa nínú òkùnkùn, ìgbọ́n bá ṣé nínú ìbọ̀ máa ti lè sọ wípé irú ẹni tí èèyàn yìí jẹ́ rí, irú ẹni tó ń bọ̀ ilé yìí, máa dẹ̀ kí wọn tí a bá ti pàdé. Mo mọ wọ́n dáadáa.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Háà, àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi fẹ́ràn tí máa jẹ oúnjẹ alẹ́ bíi ago mẹ́fà sí ago méje. Àmọ́ ìgbà mìíràn wà tí ó jẹ́ wípé mo lè tètè máa dáná tàbí ká má tètè dáná ní ilé wa, ká máa jẹun bí i ọwọ́ ago mẹ́jọ sí ago mẹ́sàn án. Óòò, ago mẹ́jọ sí ago mẹ́sàn án yìí kò dáa rárá torí ó ti súnmọ́ àkókò tí èèyàn fẹ́ lọ sùn. Àwọn oníṣègùn gan tíí sọ wípé kò dá kí ẹ̀yàn máa jẹun súnmọ́ àkókò tí èèyàn bá fẹ́ sùn. Bẹ́ẹ̀ ni, ago tí èmi rò pé ó dáa láti máa jẹun ni bí i ago mẹ́fà sí ago méje. Ìyẹn yóò fún wa ní àkókò láti jẹ́ kí oúnjẹ yẹn kó dáa dáadáa ní ara kí èèyàn tó lọ sùn. Bẹ́ẹ̀ ni, ago tí èmi rò pé a ó dáa jù láti máa jẹun ní ilé yìí fún oúnjẹ alẹ́. Oúnjẹ àárọ̀, o lè jẹ ìbà tó bá wú yẹn, yẹn ni má jẹun láàárọ̀, yẹn jẹun ní ọ̀sán. Àmọ́ oúnjẹ alẹ́, óúnjẹ tí èèyàn ó jẹ kí èèyàn tó lọ sùn. Ògbòjẹ́, oúnjẹ tí èèyàn ó jẹ kò si oúnjẹ tó wúwo. Àwa mẹ́wàá tí a fẹ́ràn òkèlè, àwọn oúnjẹ tó wúwo tí wọ́n jẹ súnmọ́ àwo tàn náà ń sùn, èyí tí kò sì dáa. Èmi ò fẹ́ràn oúnjẹ tó wúwo rárá. Oúnjẹ tó fẹ́rẹ́fẹ́, oúnjẹ tí kò ní ń jẹ́ kí n máa sùn àsùn pèé. Irú àwọn oúnjẹ báyìí ni èmi fẹ́ràn. Bẹ́ẹ̀ ni, máṣe ti jẹ́ bí i ọwọ́ ago mẹ́fà ìrọ̀lẹ́ sí ago méje kí ilẹ̀ tó ṣú pátápátá. Èmi máa rí pé óúnjẹ yen dáadáa kí n tó lọ sùn. Yóò yẹ kí n ní oorun dáadáa, kò yẹ kí n sùn oorun àsùn pèé, bẹ́ẹ̀ ni.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Àh! Bẹ́ẹ̀ ni, èmi fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ ní ojú ọ̀rùn. N àwọn ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀ ní ìrọ̀lẹ́ sí alẹ́, à, wọ́n máa ń tàn ní ojú ọ̀rùn torí pé wọ́n pọ̀. Àwọn oríṣiríṣi ìràwọ̀ ló sì wà ní ojú ọ̀rùn. Gẹ́gẹ́ bí mo ti gbọ́, wọ́n ní èèyàn kankan tó wà lórílẹ̀ èdè ayé ni ìràwọ̀ re náà wà ní ojú ọ̀rùn. Pé tí ìràwọ̀ kan bá sì ti jábọ́ sílẹ̀, ìyẹn ni, ìyẹn túmọ̀ sí wípé èèyàn kan ti kú ní yen ní orílẹ̀, orílẹ̀ ayé. Èmi fẹ́ràn ìràwọ̀ nítorí bí wọ́n ṣe máa ń tàn, bí wọ́n ṣe máa ń fún ayé ní ìmọ́lẹ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́ sí alẹ́. Èmi, mo jáde lọ nígbà mi láti lọ wo wọn bí wọ́n ṣe pọ̀ ní ojú ọ̀rùn tó, bí wọ́n ṣe ti ṣe ń tàn mọ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn ìràwọ̀ jẹ́ ǹkan tó dára, tó dára dáadáa láti mọ̀ wo. Àwọn mìí wa tiwon lo nnkàn tí àwọn oyinbo ń pè ní, tí tẹloscope láti fi wo ìràwọ̀ tó jìn ní ojú ọ̀rùn. Wọ́n a lè fi, ehn, irinṣẹ́ yẹn wo, kí ó sì sún mọ́ wọn gẹ́gẹ́ bí pé ìràwọ̀ yẹn gangan wà níwájú wọn. Bẹ́ẹ̀ ni, sugbon àwọn ò ní irú irinṣẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀. A kàn lè duró síwájú ilé wa, ka wo òkè, ká mọ́ wo bí ìràwọ̀ ṣe tẹ̀ lọ sí ojú ọ̀rùn. Bẹ́ẹ̀, èmi fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀. Iṣẹ́ Olódùmarè ni tó sì ń fi ìmọ́lẹ̀ fún ayé àti àwọn ọmọ aráyé.

Ṣé o ní irungbọ̀n? À, bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ọmọkùnrin. Mo rí i pé bí àti mo ti ń dàgbà báyìí, mo ní irungbọ̀n. Ó dè ti ń jáde dáadáa. Bó ti e jẹ́ wí pé irungbọ̀n mi kò tíì kún tó àmọ́ mo lè sọ wí pé èmi náà ní irungbọ̀n kan tí mo lè fà fúnra mi. Mo ní ọ̀rẹ́ kan tó ń jẹ́ Michael, irungbọ̀n ti ẹ bó ti jẹ́ pé ọmọ ọdún kan náà làjọjẹ́. A jọ bí wa ní ọdún kan náà ni. Àmọ́ ó kan gba oṣù díẹ̀ lọ́wọ́ mi. Tí ẹ bá rí irungbọ̀n ti ẹ, ó ti pọ̀ gan-an bíi tìtì àgbàlagbà. Ìgbà kan ni mo rò pé a ń lo ewì cream lọ fi jẹ́ kí irungbọ̀n ẹ mọ pọ̀. Àmọ́ irungbọ̀n rẹ̀, ó jáde fúnra rẹ̀ ni. Ó wá ń tọ́jú rẹ̀, ó ń gé lóòrèkóòrè, ó ń ká ní pé ó ń gé gẹ́gẹ́ bí o ṣe mọ gé tí ó yẹ kó kún jù tí ó yẹ kí ojú rẹ̀ mọ dẹ́rù ba ní, tí ó jẹ kí ojú rẹ̀ kó tún rẹwà sí. Irungbọ̀n ó dá lọ́pọ̀lọpọ̀. Èmi náà ní irungbọ̀n, ọ̀pọ̀lọpọ̀ igbà lè mi náà fẹ́ dá irungbọ̀n tí èmi náà ṣi. Àmọ́ mi ò mọ̀ bí màá ṣe rí. Bí a ló jẹ́ kí ojú mi rẹwà àbí ó jẹ́ kí ojú mi jẹ́ nǹkan tó ń dẹ́rù ba àwọn èèyàn àbí àwọn àgbàlagbà àti ọmọ kékeré. Èyí tí mi ti sì dá irungbọ̀n mi sí nìyẹn. Irungbọ̀n tí mo dá sí kékeré ni níbi abẹ́ ìjàgbon mi báyìí. Mi ò tí lè fi irungbọ̀n ẹkẹ mi kalẹ̀. Máa rí i pé ó ti ń jáde bá bí ọ̀sẹ̀ kan bí ọ̀sẹ̀ méjì. Màá ti tún mú clipper mi àbí ti n baá ti lọ sí ọ̀dọ̀ barber mi láti lọ gé irun. Màá ni ko bá mi fà irun ẹkẹ yẹn kúrò. Óun ni ó sì jẹ́ kí irungbọ̀n mi kó kún dáadáa. Ká ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo fa kúrò, irungbọ̀n tí èmi náà a ti jáde dáadáa. Máa ti dàbí àgbàlagbà tó ní irungbọ̀n. Àmọ́ ojú ọ̀dọ̀ ọmọ sì ní pẹ̀lú irungbọ̀n kékeré níbi ìjàgbon mi. Bẹ́ẹ̀ ni, èmi náà mọ̀ pé mo ní irungbọ̀n. Bẹ́ẹ̀.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Há! Éèyí, mi ò ní àìsàn ìkórira kankan sí oúnjẹ kankan o. Nítorí wipé àti ìgbà tí mo ti dàgbà títí dé, mo fi di, ọ̀dọ́ dáadáa báyìí, mi ò ní àìsàn sí oúnjẹ, àbí mi ò ní ìkórira sí oúnjẹ kankan. Ọrọ̀ kaní pé àwọn oúnjẹ kan wà ti kò wumi jẹ tí mi ò fẹ́ràn láti máa jẹ. Èyí ò mean wí pé mo ní àìsàn àbí ìkórira kankan sí wọn. Kokán wu mí jẹ ni láti inú. Kòn ṣe àwọn oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ. Mi ò ní àìsàn ìkórira sí wọn. Bẹ́ẹ̀ni. Mo lè jẹ́ àmọ́ mo máa ń jẹ pẹ̀lú inú didun gege bí máa ṣe jẹ àwọn oúnjẹ mi. Irú nísìí, bi mo se jẹ́ ọmọ Yorùbá, mi ò fẹ́ràn àmàlà. Ìyẹn ò túmọ̀ sí wípé mo ní àìsàn ìkórira. Mo se lè jẹ ṣemo, ti mo lè jẹ fufu, ti mo lè jẹ iyan. Bẹ́ẹ̀ kọ́ ni màá ṣe jẹ àmàlà tàbí ẹ̀bà tàbí tuwo. Bẹ́ẹ̀ni. Irú àwọn oúnjẹ tí mo dárúkọ yí, mo fẹ́ràn wọ́n ju ara wọn lọ ni. Kòn ṣe pé mi lè jẹ wọ́n, kò ṣe pé tí màá ṣi jẹ wọ́n, boya yóò dá àìsàn sí mi ní ara. Rárá. Mi ní àìsàn ìkórira fún oúnjẹ kan. Àmọ́ àwọn oúnjẹ mìí wà tí mi ò tíì jẹ rí. A lè waa sọ pé mo ní àìsàn ìkórira fún àwọn oúnjẹ tí ò n ṣe oúnjẹ ilẹ̀ Yorùbá. Boya àwọn oúnjẹ fún ilẹ̀ Awúsá tàbí ilẹ̀ Igbo. A lè pe àwọn oúnjẹ yìí náà oúnjẹ tí ò ṣe oúnjẹ ilẹ̀ wa tí èèyàn ò sì jẹ rí, tó lè jẹ́ pé tí ẹ̀yan bá jẹ́, o lè fa àìsàn ìkórira fún eyan. Bẹ́ẹ̀ni. Àwọn, bí àwọn Awúsá ṣe máa ń ṣe oúnjẹ tí wọn àti bí àwọn Igbo náà ṣe máa ń ṣe oúnjẹ tí wọn. O yàtọ̀ fún oúnjẹ tí àwa ń ṣe ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó jẹ́ pé wọ́n bí mi, mo sì dàgbà sílẹ̀ Yorùbá, oúnjẹ tí mo jẹ dàgbà oun ní màá fẹ́ràn. Àwọn oúnjẹ tí mi ò jẹ rí kí n tó lè fẹ́ràn rẹ̀ yóò ṣe díẹ̀. Bẹ́ẹ̀ ni.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? É, ìgbà tí mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ká ní wípé tí mo bá ra ẹ̀rọ ayárabíàṣá kan ní ọdún yìí báyìí, mo lè rò wípé tí máa ti lò ó fún bí ọdún kan, ọdún méjì, tí bá ti ń di ọdún kẹ́ẹ̀ta. Ó pé fún ẹ̀rọ ayárabíàṣá mi. Àwọn Yorùbá sọ wípé, "ẹ̀rọ ayárabíàṣá rẹ ó fẹ́ gba ẹ̀gbọ́n, a bo fẹ́ gba àbúrò." Bẹ́ẹ̀ ni. Nítorí àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí wọn ò lè ṣiṣẹ́ títí lọ fún ọdún tó pọ̀. Ìdí tí a ṣe máa ń ra wọ́n rè ni pé láàrín ọdún méjì sí ọdún mẹ́ta tí èèyàn bá ti lò wọ́n, yẹn wọn lè máa ṣiṣẹ́ mọ́ bí i tí tẹ́lẹ̀ bí a ṣe fẹ́. Èyí ni ó pé fún kí a ra tuntun mi. Mo ní àwọn ẹ̀rọ, ẹ̀rọ ayárabíàṣá bíi méjì sí mẹ́ta nílé, tí ó ti lo ọdún mẹ́rin, ọdún márùn-ún. Mi ò dẹ̀ ju wọ́n nù, àmọ́ wọn ò ṣiṣẹ́ bí i tí tẹ́lẹ̀ mọ̀ọ́ èyí tí mò ń lo yìí, mò ń fẹ́ rà bódẹ̀ tiẹ̀ jẹ́ pé ọdún méjì ni tí wá ti ń lọ bí ọdún mẹ́ta, tó òhun tí fẹ́ máa da ọwọ́ rú díẹ̀díẹ̀. Èyí ni ó pé fún kí n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun mi kíákíá. Torí àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí wọn fi bẹ̀ ni ẹ̀mí lọ́pọ̀lọ́pọ̀. Àwọn mii tí ó bá ti jábọ́ lọ́wọ́ rẹ báyìí, ó lè fọ́, o lè ní wàhálà tí ò mọ̀ mọ̀ lọ sí, ọ̀, ilé ẹni tí ó mọ̀ túnṣe yẹn tá ń pè ní ẹnjíníà. Tí ẹ̀rọ ayárabíàṣá bá ti ń gbé ọ lọ sí ilé ẹnjíníà lóore kóòre lọ́pọ̀lọ́pọ̀. Èyí pé fún pé kó lọ ra ẹ̀rọ ayárabíàṣá tuntun mi kíákíá. Bí bẹ́ẹ̀ kọ́, a máa ná owó tó tó owó lórí èyí tí ó jábọ́ àbí èyí tó bàjẹ́. Ní báyìí tí mi ń sọ wípé lẹ́yìn ọdún méjì sí ọdún mẹ́ta ni mò ń rí pé, mo rò pé ó yẹ kí a máa ra, ẹ́, ẹ̀rọ ayárabíàṣá tuntun. Bẹ́ẹ̀ ni.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? À, bí a ti ń wẹ̀. Èmi mọ̀ dáadáa àti ìgbà tí a ti ń dàgbà bọ̀ láti kékeré tí àwọn ìyá wa máa ń wẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni, wọ́n máa ń wẹ̀ fún wa n gbàǹgbà ń gbà yẹn. Igbayen la man fi ra wa ṣe yẹ̀yẹ́. Ẹ rí pé, à, ìta ni àwọn ìyá wa ti ń wẹ̀ wá, àmọ́ bí a tí ń dàgbà. Bẹ́ẹ̀ ni a máa ń gbedì pa mọ́. Tí àwa náà kọ́ ọ bí wọ́n ṣe ń wẹ̀, wọ́n ní pé tí ọwọ́ rẹ bá ti lè dé ẹ̀yìn, ìwọ náà ti mọ̀ bí wọ́n ṣe ń wẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni, mo mọ bí wọ́n ṣe ń wẹ̀. Mo mọn bá ṣe ń bomi sára, bá ṣe lè fi ọṣẹ ra orí, táa fi kẹ̀iǹkẹ̀in gbo ara, táa fọ orí wa, irun wa, ojú wa, gbo ẹ̀yà ara wa, etí, ọrùn, apá abíya, gbogbo ẹ̀gbẹ́ ẹ̀yìn wa, ikùn, àyà, àwọn ìtàn ẹsẹ̀, abẹ́, gbogbo atẹlẹsẹ̀ àti èékánná wa àá fọ dáadáa tí ó mọ́ tónítóní. Bẹ́ẹ̀ ni, tí àwa bá ti lẹ́yìn ìgbà tí áti fi kẹ̀iǹkẹ̀in àti ọṣẹ tati fi gbo ara dáadáa, ngbà yẹn la á bomi sára táa fi fọ ọṣẹ tó wà ní ara wa nu. Èmi, bẹ́ẹ̀ ni a ṣe kọ́ wa bí a ṣe ń wẹ̀. Ẹ̀, ìgbà mìí wa tí a sì lè lọ lúwẹ̀ẹ́ nínú odò náà, èyíi la ń ṣe lọ́pọ̀lọ́pọ̀ n gbáti a ṣiwa lọ́mọ̀ kékeré tí a ń dàgbà. Èyí yàtọ̀ sí ìgbà tí a fi ọṣẹ gbo ara, tí a fi kẹ̀iǹkẹ̀in gbo ara náà tasi fi wẹ̀. A sì mọ̀ lúwẹ̀ẹ́ nú odò yẹn, àbí pé a kan lọ́n ṣeré ni pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa. À, omi ó kan wá lára wa. A fẹ́ràn láti máa fi omi ṣeré púpọ̀ ìgbà ta bá ń lúwẹ̀ẹ́ nínú odò. Àmọ́ ó yàtọ̀ sí ìgbà tí a bá wà n lé tí a ń wẹ̀ nínú balùwẹ̀ wa, èyí tí à ń pè ní "bathroom". Bẹ́ẹ̀. Ó, tí a bá ń wẹ̀ ní ọ-- ní ilé, ìyàtọ̀ wà sí ìgbà tí a bá ń lúwẹ̀ẹ́, mo sì ti ṣàlàyé baa ṣe ń wẹ̀ ni ká bomi sára, lo ọṣẹ, ká họ ọṣẹ sára, ká fi kẹ̀iǹkẹ̀in ká fi gbo ara wa dáadáa, ká fọ gbogbo ibi tó dọ̀tí láti orí dé atẹlẹsẹ̀. Èyí ni, ni a kọ́wa bí a ti ń wẹ̀. Bẹ́ẹ̀ náà làsi ṣe ń ṣe, títí di òní.

Ṣé o máa ń ka ìwé? À, èmi jẹ́ ẹ̀yàn kan tó fẹ́ràn ìwé kíka lọ́pọ̀lọ́pọ̀. Mo mọ ìwé ká dáadáa. Ìgbà tí a wà ní ilé ìwé girama eyi ta n pè ní secondary school, ìgbà tá a dé ibi tó yẹ ka ti mú bóyá àwọn tí yiò lọ ilé ìwé arts àbí tí yio lọ kíláàsì arts tàbí tí sáyẹ́ǹsì ni. Wọ́n ní wípé àwọn tí wọ́n bá ti lọ arts, wọ́n máa ń ka ìwé gan ní ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ mú torí mo ka ìwé gan. Àwọn, ẹ́, nkan ta pè ní sọbùjẹ́ẹ̀tì tó mú yẹn ka ìwé lọ́pọ̀lọpọ̀ bí literature, háà àwọn ìwé tí a ka lọ́wọ́ ní abẹ́, ẹ́, sọbùjẹ́ẹ̀tì yẹn pọ̀ bí èèyàn náà o lọ báun fún bí, ẹ́, gọ́ọ̀fùmẹ́ǹtì àti CRS. Gbà àwọn sọbùjẹ́ẹ̀tì yìí ló ń mú yẹn ka ìwé lọ́pọ̀lọpọ̀. Nkan to jẹ́ kí n fẹ́ràn bó ṣe ń ka ìwé nìyẹn. Ìyẹn ló jẹ́ kí n di ẹni tó mọ ìwé ká títí di òní torí mo kọ ara mi bó ṣe ń ka ìwé, bí ìwé ṣe máa ń yé yan, beyan se lè ka ìwé fún ìdánwò kíyan sì yege. Lẹ́yìn ìgbà yẹn mo wọ́n ka àwọn ìwé, ìwé fún ìdagbá sókè mi, ìwé tí wọ́n mú mi gbọ́n si ní, ẹ́, nípa tí ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn èèyàn, nípa tí ìdàgbà mi, nípa tí ètò ìṣúná mi, nípa tí, ẹ́, ilé iṣẹ́ mi náà àti nípa tí ìrìn mi pẹ̀lú Ọlọ́run. Àwọn ìwé tí mo máa ń ka ni àwọn eleyi nitori náà. Mo ń ka, mo máa ń ka àwọn ìwé ní ọ̀pọ̀lọpọ̀. Ìgbà tí mi ò bá ti ní iṣẹ́ kan tí mò ń ṣe lọ́wọ́, depòdepò kí mo ṣe iṣẹ́ káàkiri àbí kí mo ní káàkiri, máa lọ gbé ìwé, ìwé tí yóò fún mi ní ọgbọ́n àti ìmọ̀ sí má gbé, máa dẹ̀ ká, a dẹ̀ yé mi. Àwọn ìwé mi tó ń fún yan ní ọgbọ́n tí eeyan lè lò ní, ẹ́, òde òní láti fi bá àwọn èèyàn ṣépọ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọgbọ́n mi tí mo ní lónìí nípasẹ̀ ìwé tí mò ń ka ni.

Ṣé o máa ń wọ aago ọwọ́? Há! Bẹ́ẹ̀ ni. Àmọ́ ó ní àkókò àti ìgbà tí èmi máa ń wọ aago ọwọ́. Mo ní ago ọwọ́ tó méjì sí mẹ́ta nílé. Àmọ́ nínú ọdún yi bayi, kódà nínú ká ní oṣù mẹ́fà sí méjì tó kọjá mi ò tí wọ aago ọwọ́. Ìgbà tí mo wọ aago ọwọ́ gbẹ̀yìn ni, ìgbà ga, bí àwọn ọ̀rẹ́ mi. Ìgbà yẹn ni mo wọ aago ọwọ́ gẹ́gẹ́ bí ọ̀ṣọ́. Ní ìgbà tí mo ti múra tán, tí mo wọ agbádá, tí mo wọ fìlà, tí mo wọ bàtà, mo wá ní kí n fi aago sí i gẹ́gẹ́ bí ọ̀ṣọ́, sí aṣọ tí mo ń wọ̀. Àmọ́ láti ìgbà yẹn, èmi ò tí wọ ago kankan jáde. Àwọn nǹkan tó máa ń mú mi wọ ago ni bóyá tí n bá ní ìjáde kan tí mo rí pé mo múra dáadáa, màá sì wọ aago sí i, mo máa rí pé yóò jẹ́, yóò lọ, yóò bá aṣọ tí mo ń wọ̀ lọ. Ìgbà yẹn ni mo máa ń wọ ago ọwọ́. Ìgbà mìíràn wá tí màá jáde tí mi ò dẹ̀ ní wọ aago ọwọ́ yẹn, màá kan fikàlẹ̀ sílé. Èèyàn tó mọ̀ sí pé mi ò ní aago. Mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fẹ́ gba àwọn aago tí mo ra yẹn torí àwọn aago yẹn, wọ́n dára lọ́pọ̀lọpọ̀, wọ́n dẹ̀ wọ́n. Èmi ní àwọn ago yẹn ni lé àmọ́, mi kì í mi i wọ̀ lóòrèkóòrè. Ẹ̀ẹ̀kan bí i oṣù mẹ́ta, oṣù mẹ́fà ni mo máa ń ráyè wọ ago yẹn. Bẹ́ẹ̀ ni, mi ò jọ àwọn ẹlòmíràn tí wọ́n fẹ́ràn àti máa wọ aago ní gbogbo ìgbà torí mo rò wí pé aago ọwọ́ tí mo ń wọ̀, èmi kan ń wọ̀ fún ẹ̀ṣọ́ ni. Mi ò fi bẹ́ẹ̀ lò. Mi fi ń wọ aago. Ìgbà tí mo bá ti ní ẹ̀rọ ayára bí àṣá mi lọ́wọ́, èmi ti rò wí pé mo lè wo nǹkan tí aago bá sọ lórí ẹ̀rọ ayára bí àṣá mi. Èmi ò fi bẹ́ẹ̀ wo aago mi láti fi mọ nǹkan tí aago bá sọ ní ìgbà àbí àkókò.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Eré ìdárayá tí mo fẹ́ràn. A lè ní wípé àwọn eré ìdárayá tí, tí a ń pè ní, ehn, eré ìdárayá àwọn gẹ̀ẹ́sì, àwọn èèyàn àwọn Amẹríkà. Èmi fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Èmi ò fi bẹ́ẹ̀ wo eré ìdárayá tí, aah, ilẹ̀ Yorùbá tí ò bá sí àwọn èèyàn kan kan tí mo mọ̀ bẹ́ẹ̀. Ka ní iru eré ìdárayá Yorùbá tí màá ti rí bí i èèyàn bí i Ọ̀dúnládé ń bẹ́ àbí bí i Sányẹ̀rì àbí bí i Jennifer àbí èèyàn bí i Mercy Aigbe. Màá ti rí wọn nínú àwọn eré ìdárayá yìí, èmi yá jókòó máa dẹ́ọ̀ wọ́n dáadáa. Bẹ́ẹ̀ ni nítorí mo fẹ́ràn àwọn èèyàn báyìí àti ìpátá máa ń kó nínú eré ìdárayá náà. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ eré àwọn Amẹ́ríkà òun ni èmi máa ń wò dáadáa nítorí ó ní ǹkan tí wọ́n máa ń pè ní action. Àwọn eré ìdárayá yìí wọ́n ní àwọn ǹkan tí ó máa ń mú kí ara mi jí pípé. Bẹ́ẹ̀ ni action yẹn lè jẹ́ àwọn nǹkan tó ń dẹ́rùbà yẹn àmọ́ mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni, òun yẹ kí ara mi rẹwẹ̀sì, ó ń fún ara mi ní, ehn, kí n tó pè é ní, ehn, àgbàra (energy) bẹ́ẹ̀. Agbára kan tí mo mọ ara yẹn jí pípé tí ó jẹ́ kí ara rẹ kò mọ̀ bá, ehn, eré ìdárayá náà lọ. Wọ́n á fẹ́ mọ ibi tó ti bẹ̀rẹ̀, ibi tó fẹ́ parí sí, kí ni àbábọ̀ ǹkan tí wọ́n ṣe nínú eré ìdárayá náà. So àwọn eré ìdárayá mi nà wá tí a ń pè ní Nollywood fún àwọn èyí tí àwọn, àwọn ọ̀dọ́ wọ, Nàìjíríà náà máa ń ṣe. Èmi ò rí lè bá a ti eré ìdárayá nítorí wọ́n ń sọ̀rọ̀ pa ìfẹ́ lọ́pọ̀lọpọ̀. Èmi ò fi fi bẹ́ẹ̀ wo àwọn eré ìdárayá báyìí. Àwọn eré ìdárayá tó bá ti ní bí i action nínú òun ni mo máa ń fẹ́ràn láti wò.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Iye ìgbà tí mo bá ń fọ ọwọ́ mi lójoojúmọ́ ó dá lé lórí iye ìgbà tí mo bá ń lo ọwọ́ mi. Ká ní wípé mo bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ níìsín tí mo tàbá, tó jẹ́ pé ọwọ́ mi mo lò, màá fọ ọwọ́ mi dáadáa, dáadáa. Ká ní pé mo lọ sí ilé ìgbọ̀nsẹ̀ bí i ẹ̀mejì sí ẹ̀mẹta lójúmọ́, màá rí wípé mo fọ ọwọ́ mi dáadáa kí n tó lọ fi ọwọ́ yẹn ṣe ǹkan mi. Ká wá ní wípé mo lọ sí ilé ìdáná, mo lọ dáná, màá fọ ọwọ́ mi kí n tó bẹ̀rẹ̀ sí ní dáná, màá fọ ọ́ dáadáa, màá fọ ọ́ lọ́pọ̀lọ́pọ̀ láti má fi fa àìsàn sí mi lára. N baa fọwọ́ yí epo àbí mo fọ ọwọ́ yí ǹkan ìdọ̀tí tí mi sì fẹ́ kó yi àwọn abọ́ àbí n fẹ́ kó yá àwọn aṣọ mi, màá fọ ọwọ́ mi náà dáadáa. Ìgbami wá tí n bá wẹ̀ tán tàbí tí n bá fọ aṣọ, ti n bá fọ aṣọ tí mo bá tún san ọwọ́ mi nu máa fọ. Mo lè fọ ọwọ́ mi bí i ẹ̀ẹ̀mẹrin, ẹ́márùn-ún dé ẹ̀ẹ̀mẹfà gan ní ojúmọ́. Ìyẹn ó dá lé lórí ǹkan tí mo bá ṣe. Àmọ́ tí mi ò bá ṣe ǹkankan tí mò ń kàn joko sínú ilé, bóyá tí mò ń ṣiṣẹ́ mi, mi ò ní láyé fọ ọwọ́ bẹ lọ títí. Àbí ìgbà tí n baa fẹ́ lo ọwọ́ yẹn tí n baa fẹ́ fi jẹun, hẹ́n tí ó bá jẹ́ pé oúnjẹ òkèlè n mo fẹ́ jẹ, màá fọ ọwọ́ mi. Ìgbà mi de ni n baa fẹ́ lo ṣíbí láti jẹun, màá fọ ọwọ́ mi àti ṣíbí yẹn. Èyí ó wà lára ètò ìlera fún ara èèyàn. Èmi ń fọ ọwọ́ mi dáadáa, dáadáa láti jẹ́ ẹni tó ní ìmọ̀ tó tọ́ bẹ́ẹ̀ ni. Tan bá sọ wípé mi ò fọ ọwọ́, mo mọ ǹkan tó lè fà sí ara, torí náà mò ń fọ ọwọ́ mi bí i ẹ́ márùn-ún sí i ẹ̀ẹ̀mejì ní ojúmọ́.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kankan, màá kọ́kọ́ jí ní àárọ̀. Mà á gba àdúrà sí Ọlọ́run Olódùmarè. Mà á dúpe pẹ̀lú Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú tó fún mi, láti kà mí mọ́ àwọn àlàyé tí ó rí ọjọ́ tuntun àti ọjọ́ òní. Mà á dúpe lówó re, màá kọ́kọ́ gba àdúrà sí Ọlọ́run náà. Lẹ́yìn igbá ti wá tí gba àdúrà tán. Ní bẹ̀ ni màá tọ́jú agbégbè mi, màá tọ́jú yara mi, màá gbálẹ̀, màá gbà gbogbo idọ̀tí. Lẹ́yìn náà, màá ṣe, ǹkan tí a ń pè ní exercise láti jẹ́ kí ara mi kó ya gágá. Màá ṣe ìyẹn fún bí iṣẹ́júù mẹ́wàá. Bẹ́ẹ̀ ni mo le ṣe lọ́pọ̀ ìgbà lójoojúmọ́ lá jẹ́ kí ara mi kó ya gágá, láti pèsè ara mi fún iṣẹ́ òjọ́. Lẹ́yìn ìgbà tí m bá wà ṣe ìyẹn tán ni, mo wa lè lọ sí ilé ìdáná. Mo lè sa re ṣètò ǹkan tí ó bá wù mí tí màá fẹ́ jẹ. Ìyí kò nṣe gbogbo ìgbà ni mo máa ń jẹùn ní àárọ̀. Ìgbámíì wà ti mo lè sọ oúnjẹ àárọ̀ di oúnjẹ ọ̀sán. Ìyẹn tí iṣẹ́ bá ka mi lára tí màá ní iṣẹ́ tó yẹ kí n tètè kojú mọ́. Lẹ́yìn tí màá lọ sí ilé ìdáná tí màá dáná tán, àbí tí mi ò bá dáná, mo lè wá bẹ̀rẹ̀ iṣẹ́ mi ní pẹrẹwu ní, ah, inú yàrá mi bí tí mo ṣe ètò àwọn irinṣẹ́ tí mo fẹ́ ń ṣiṣẹ́ sí. Màá bẹ̀rẹ̀ iṣẹ́. Iṣẹ́ yìí tí mo lè ṣe yìí, ó lè gba, ah, bí i ňkan ta ń pè é ní hours. Mo lè lo wákàtí bí i márùn-ún fún iṣẹ́ àárọ̀. Bóyá wọn tí ní òwúrọ̀ lọ́jọ́, ǹkan tí mo bá fẹ́ ṣe màá tètè ṣe ní ọwọ́ àárọ̀ yẹn kó tó di ọ̀sán tí ebí lẹ̀ fẹ́ máa pa mí, tàbí tí ọ́ lè fẹ́ rẹ ara diẹ. Màá tètè ṣe iṣẹ́ tó yẹ kí ń ṣe ní àárọ̀. Èyí ni mo máa ń ṣe ní òwúrọ̀ kankan. Nígbà tí mo bá ti dìde kúrò lórí ibùsùn mi, màá gba àdúrà, màá ṣe exercise, màá tọ́jú agbègbè mi, màá gbálẹ̀. Nnu, bóyá lẹ́yìn ígbà tí mbá ṣe iṣẹ́ fún wákàtí márùn-ún, mo lè lọ jẹun, mo lè rìn káàkiri jẹ. Mo sì le tó bá wù mí, mo lè lọ wẹ̀ náà. Bẹ́ẹ̀, àwọn ǹkan tí mo máa ń ṣe léléyi.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? ÀÁ! Àwọn ètò tẹlifíṣàn, bẹ́ẹ̀ ni. Èmi máa ń wo àwọn ètò tẹlifíṣàn dáadáa lọ́pọ̀lọpọ̀ láti ìgbà tí mo kéré tí mo fi dàgba báyìí. Oríṣiríṣi àwọn ètò ni wọ́n máa ń ṣe lórí tẹlifíṣàn. Ka kú sọ wípé àwọn ìròyìn tí wọ́n máa ń ka lórí tẹlifíṣàn, torí èmi jẹ́ ẹ̀yàn kan tó lọ, tó ka ẹ̀kọ́ ìròyìn fún tẹlifíṣàn ní ilé ìwé gíga, torí èmi mọ̀ nípa ètò tẹlifíṣàn fún ìròyìn, mo mọ̀ yẹ́n dáadáa. Lẹ́yìn ìròyìn, a ní àwọn oríṣiríṣi ètò. Ó lè jẹ́ ètò nípa tí, à, àwọn oníwàásù ti ìjọ tàbí tàwọn Mùsùlùmí to maa n ṣe lórí tẹlifíṣàn. Ètò yẹn náà wà. Ka luku tó bá jẹ́ boya Kristẹni ni, yóò wo ètò ta àwọn Kristẹni. Èyí tó bá jẹ́ Mùsùlùmí, yóò wo ti Mùsùlùmí na. Àwọn ètò mìíràn wà fún ètò ìdílé náà tí a máa ṣe. Wọ́n máa sọ àwọn oríṣiríṣi ẹ̀kọ́ nípa ìdílé láàárín lọ́kọláya, láàárín àwọn òbí sí àwọn ọmọ. Bẹ́ẹ̀ ni, irú àwọn ètò yìí náà wà ní orí tẹlifíṣàn tí mo máa ń wo, ètò ìdílé bẹ́ẹ̀. A tún ní àwọn ètò fún tí àwọn òṣèlú bẹ́ẹ̀. A ní àwọn ètò tí wọ́n lè kórè àwọn, ẹ́, politician tí wọ́n pe wọ́n wá, tí wọ́n lè mọ̀ fún wọn ní ìbéèrè àti ìdáhùn nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú wọn bẹ́ẹ̀. Àwọn imi sì lè mọ̀ pe wọn, kàn jẹ́ kan mọ̀ nípa ìlérí tí wọ́n ṣe fún àwọn ará ìlú tí wọ́n ti ìmúṣẹ àti àwọn ìlérí tí wọ́n lérò àti ṣe, nígbà tí wọ́n bá dé orí oyè, to bá yàn wọ́n sí orí oyè tí wọ́n fẹ́. Àwọn ìrú ètò náà ń bẹ. Ètò imi wà tí wípé ètò ìdárayá ni. Àwọn fíìmù tí ẹyan kan le wò láti fi dárayá nígbà tí ẹ́yan bá ti ṣiṣẹ́ láti òwúrọ̀, abi ti di ìrọ̀lẹ́ sí alẹ́. Àwọn fíìmù wà tí ẹ́yan lè fi dẹ́ araya. Oríṣiríṣi ètò ìdárayá ló sì wà. Bẹ́ẹ̀ náà làá ní àwọn ètò ìbanìwí àti ìdánilẹ́kọ̀ọ́, àwọn ètò tí ìlú náà, àwọn ètò tó kan ìjọba àtàwọn ọmọ ìlú. Àwọn oríṣiríṣi ètò yìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí mo máa ń wo lórí tẹlifíṣàn, bẹ́ẹ̀ni.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Áwọn bàtà tí mo máa ń wọ̀, ó pé oríṣìíríṣìí. Oríṣìíríṣìí ìtẹ̀lẹ̀ ni mo ní. Àwọn bàtà tí mo sì máa ń wọ̀, àwọn nkankan máa ń fà á tí mo fì máa ń wọ̀ wọ́n, ó dá lé lórí aṣọ tí mo bá wọ̀. Ní ìgbà tí àsìkò, àwọn bàtà ká ní mo lọ n sí ilé ẹ̀kọ́, ìgbà mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, bàtà tí a máa ń wọ̀, òun la ń pè ní, ẹ́, bà-- sandal. Àwọn bàtà yẹn a mọ̀ wípé ilé ẹ̀kọ́ la ń wọ̀ lọ. Ó sì ni aṣọ ta ń pè ní uniform ta ń wọ̀ pẹ̀lú ìyẹn wà. Boya mo ń lọ sí ilé ìjọsìn, mo wa wọ aṣọ. Boya mo lè wọ aṣọ Yorùbá àbí kí n wọ aṣọ English, iyẹn ó niṣe pẹ̀lú. Boya bàtà ta ń pè ní shoe mo lè wọ̀, àbí kí n wọ bàtà tí a lè pè ní half shoe. Bẹ́ẹ̀ ni. Aṣọ tí mo bá wọ̀, òun ni yóò, yóò jẹ́ kí n mọ irú bàtà tí ó yẹ kí n wọ̀. Mo sì ní, àwọn bàtà mi tí kò ń ṣe bíi shoe, tí kò ń ṣe sandal, ìyẹn làá pè ní sneakers. Ìyẹn mo máa ń wọ̀ jáde lọ́pọlọ́pọ. Fun opopo ìgbà tí n bá fẹ́ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ta ba fẹ́ lọ bí ilé oúnjẹ, tàbí tà ń lọ boya ìrìnàjò kan, tà ń lọ síbi eré ìdárayá, tàbí tà ń lọ sí ibi kan tí ó jẹ bí àpéjọpọ̀, tà ń pè n bí social gathering. Irú ìgbà yẹn, mo lè wọ sneakers lọ, lọ síbẹ̀. Torí aṣọ tí màá wọ̀ gan-an, aṣọ to jẹ́ fún irú ipéjọpọ̀ bẹ́ẹ̀ ni. So mo lè sọ wípé aṣọ tí mo bá wọ̀, òun ni yóò jẹ́ kí mọ irú bàtà tí ó yẹ kí n wọ̀ tí. Àmọ́ tí mo bá wà nílé, mo kàn lè wọ, ẹ́, bàtà oríṣìíríṣìí tó bá wù mí. Torí mi ò jáde nílé, aṣọ ilé mo sì wọ̀. Mo lè wọ bí slippersi Bẹ́ẹ̀ ni. Irú bàtà tí mo máa ń wọ̀ nìyẹn.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Há! Nípa tí ètò ìdárayá tèmi o, mo lè sọ wípé, bóyá léyìn ìgbà tí màá ti ṣiṣẹ́ fún ìgbà tó pẹ́, ìgbà tó bá gùn gan an, mo lè ní wípé mo fẹ́ daraya bí i pé kín n fẹ́ lo ẹ̀rọ ayára bí àṣá mi, kí n máa lọ sí àwọn orí bí i Instagramu àbí TikToki àbí Facebook. Mo lè lọ wo àwọn orí oríṣiríṣi eré, àwọn eré tó lè mú mi rẹ́rìn-ín. Bẹ́ẹ̀ni, lẹ́yìn ìgbà tí màá ti ṣiṣẹ́ mo lè fẹ́ rẹ ara díẹ̀, màá fẹ́ daraya àbí tí màá fẹ́, mo fẹ́, mo fẹ́ ṣíwọ́ iṣẹ́, àwọn nǹkan tí mo lè ṣe nìyẹn. Màá lọ wo àwọn eré bí i comedy tí ó mú mi rẹ́rìn-ín. Àwọn, mo lè wo àwọn fíìmù náà lórí ẹ̀rọ ayára bí àṣá mi. Tàbí kí n lọ sí àwọn nǹkan tí wọ́n ń pè láwọn social media wa, àwọn ayélujára, kí n lọ bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Mo lè maa ṣe ńkan tí wọ́n ń pè ní bí i video callu àbí voice callu, kí n pè wọ́n, kí n bá wọn sọ̀rọ̀. Ka sọ̀rọ̀ fún ìgbà tó bá pẹ́, ká rẹ́rìn-ín, ká ṣe ẹ̀fẹ̀, ká sọ àwọn ọ̀rọ̀ gidi àti àwọn ọ̀rọ̀ tó jẹ́ kókó. Ìgbà mìíràn mo sì le sọ fún àwọn ọ̀rẹ́ mi pé, "Ẹ ka jáde lọ, ka lọ sí bóyá ilé oúnjẹ àbí ka jáde lọ sí ibi kan kí a ti lè dá ara wa yá, kí a ti lè sọ̀rọ̀, á ríra wa, táa ṣe ẹ̀fẹ̀, táa gbá ara wa ṣeré fún ìgbà tó pẹ́." Ìyẹn lẹ́yìn ìgbà tí mo bá rí pé mo ti ṣe iṣẹ́ àbí ara mi fẹ́ ṣe díẹ̀, mo lè ní pé kí n jáde, kí n lọ dá ara yá díẹ̀. Bẹ́ẹ̀ni, mo sì máa ń dá ara yá bí ètò ìdárayá tèmi ṣe rí nìyí.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àá, àwọn àṣà àti ìṣe wa óóó, ó ṣe jẹ́ púpọ̀ jẹ. Ọ̀pọ̀, èmi ò lè mọ̀ púpọ̀ nígbà tí à ń dàgbà sí òkè. Àmọ́ èyí tí mo mọ̀ tá a ṣe ní ẹbí wa ni a máa ń mú aṣọ ẹbí dáadáa fún ìnáwó kí ìnáwó tí a bá fẹ́ ṣe. Bo yá ìnáwó ìsìnkú àgbà kan ni àbí ìnáwó ìgbéyàwó ọ̀dọ́ kan láàárín wa àbí ìgbéyà àbí am ìnáwó ọjọ́ ìbí. A máa mu àwọn aṣọ láti ṣe ìpéjọpọ̀ tí a yóò pàdé tá ṣe àjọyọ̀ lọ́pọ̀lọpọ̀. Èyí tí mo mọ̀ dáadáa nínú rẹ̀ mo sọ yìí. Ìbí táti mọ aṣọ láti ẹbí bàbá láti ẹbí ìyá tá mu aṣọ fún ìnáwó ìgbéyàwó yìí la ṣe lọ́pọ̀lọpọ̀ láti ń ṣe léra léra fún bí ọdún tó ti pẹ́ torí a ní àwọn ọ̀dọ́ tó ń dàgbà tó sì ń gbéyàwó tó ń lọ ilé ọkọ. Nígbà yìí là á máa mu aṣọ táa dẹ rí láàrín ẹbí pé ká lùkù ló ní aṣọ. A á dẹ̀ péjọpọ̀, a á dẹ̀ péju pẹsẹ̀ sí ibi ìnáwó náà tá ṣe àjọyọ̀ yìí dáadáa. Ara àwọn àṣà tí a ṣe ní ẹbí wa lélè yìí, a dẹ̀ máa ń ranra wa lọ́wọ́, a máa ń gbéra wa sókè dáadáa, a dẹ̀ máa ń bá ara wa sọ̀rọ̀ òtítọ́, ọ̀rọ̀ kúndùrú, ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ìyànjú àti ọ̀rọ̀ gidi tí ó mú ayé wa dá dáadáa. Bẹ́ẹ̀ ni, a máa ń ṣe ì ì ì ìká ta pé níbí family meeting ni. Bẹ́ẹ̀ ni, tá jọko tá bá ara wa sọ̀rọ̀ fún bí a bá ní n àṣìṣe ẹ̀yin, a bá ní am bí ìnáwó tó ń bọ̀ wá níwájú, a lè jọko ká sọ̀rọ̀ ká sọ bá ṣe pìn owó bí ẹnìkan kí wọ́n sì dáwó. Ì ì péjọpọ̀ yìí yóò yẹ ká mọ nǹkan tí ìkálùkù, ìpà tí ìkálùkù kò ní ì ìnáwó tó ń bọ̀ bí a ṣe ṣe tí ìnáwó náà ò jẹ́ àṣeyọrí. Ara àwọn àṣà wa nìyẹn. A máa ń péjọpọ̀ lọ́pọ̀lọpọ̀ láti mọ bá ara wa yọ dáadáa.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Há bẹ́ẹ̀, eyi ṣe kókó ni ọ̀pọ̀lọpọ̀ ká máa ṣe ìsọdọ̀tun ọkàn. Bẹ́ẹ̀ ni, nígbà tí mo bá ti lọ fún bí ìgbà díẹ̀ láti mo ṣe iṣẹ́, tí mo ṣe oríṣiríṣi àwọn nǹkan tí ọkàn mi ń fẹ́, dabi pé ó pòrùrù tàbí bóyá ìdàrúdàpọ̀ wà nínú ọpọ́n ọkàn mi tí mi ò rí àrídájú nǹkan, tí mi ò mọ̀ bóyá kí n lọ síwájú àbí kí n lọ sí ẹ̀yìn. Ó fẹ́ dàbí pé, àń, nǹkan fẹ́ ṣẹ fẹ́rẹ dí àbí nǹkan fẹ́ dì tí mi ò mọ̀ nǹkan, ìgbésẹ̀ tó ẹ kín gbé. Ìgbáyìí ni màá jókòó, ìgbáyìí mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Màá jókòó, màá rí bí mo ṣe lè ronú. Bẹ́ẹ̀ ni, màá ronú dé àwọn nǹkan tó ń fa ìpòrùrù ọkàn fún mi, àwọn nǹkan tó ń fa ìdàrúdàpọ̀ nínú ọkàn mi. Bẹ́ẹ̀ ni màá, mo lè gba àdúrà láti fi jẹ́ kí, kí ọkàn mi kó fúyẹ́, kí ààyè wà fún nǹkan tuntun láti wọlé. Nítorí tí mi ò bá ṣe ìsọdọ̀tun ọkàn, ọkàn mi a máa dàrú, kò ní ṣí ààyè fún èròǹgbà gidi, kò ní ṣí ààyè fún èròǹgbà rere láti wọ inú ọkàn mi. Idí tí mo sì máa ń ṣe ìsọdọ̀tun ọkàn líle, mo sì máa ń ṣe ní orekoore. Èyí ló ti máa ń fa ìtẹ̀síwájú fún mi àti ìlọsíwájú inú iṣẹ́ nínú ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́, àwọn ojúlùmọ́, ẹbí àti ará. Máa ṣe ìsọdọ̀tun ọkàn yà mú kí ìtẹ̀síwájú wà fún mi dáadáa ní gbogbo ìgbà. Ìsọdọ̀tun ọkàn máa ń mú kí ẹeyan ní àwọn èrò tuntun, àwọn ọgbọ́n ìmọ̀ àti òye tuntun láti wá sínú ọkàn èèyàn àti sí inú ayé ẹni náà. Ní bàyìí, mo lè sọ wípé, àh, ìsọdọ̀tun ọkàn ó ṣe kókó, ó ṣe dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Èyí ni, ṣé èyí tí ẹ̀ bọ̀ ń pè ní chewing gọ́ọ̀mù? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, èmi máa ń jẹ gọ́ọ̀mù dáadáa tẹ́lẹ̀ rí o. Kí n tó dàgbà díẹ̀ báyìí, mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa. Ì bo ni seọ̀, ooo, áò ti pẹ́ tí mo ti jẹ gọ́ọ̀mù. Mo máa ń jẹ, máa rí, mo lè jẹ́, torí pé mi ò jẹ rí. Tí máa rí báyìí, mo lè jẹ. Àwọn, o láwọn sweet kan tí a máa ń rà, tí táa bá ti làdé ibi kan, tí a rí gọ́ọ̀mù nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni, mo máa ń ji, bẹ́ẹ̀ ni mo ti máa ń sábà rí gọ́ọ̀mù jù ní gbogbo ìgbà. Mo máa fẹ́ jẹ oní àwọn sweet yẹn tí ó máa ń fún wa ní gọ́ọ̀mù. Ìbámu wà ti mo sì lè fi owó ara mi tí mo lè dìde kí n lọ ra gọ́ọ̀mù. Ẹ̀yin tí báa fẹ́ fún eyín mi ní kí wọ́n ń pè ní exercise. Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa. Mo lè jẹ́ fún ìbà tó bá pẹ́. Bẹ́ẹ̀, àwọn gọ́ọ̀mù mi sì wà torí pé tó máa ń dùn lálẹ́ kọ́kọ́. Lálẹ́ bá ti jẹ́, a dùn rẹ̀, a tú dànù, a ò ái mí mọ́ dùn. Àwọn gọ́ọ̀mù mi náà sì dà fún ètò ìlera. Ẹ̀mi, àwọn oníṣègùn mi wọ́n ni a lè máa jẹ àwọn gọ́ọ̀mù mi. Wọ́n máa ń jẹ́ kí èémí wa kú, kú dà. Ìbá mi tẹ́wa fẹ́ sọ̀rọ̀ tí ẹ̀yin bá ní èémí tí ò da, tí ò rún, tí òórùn rẹ ò da. Kí èmí àti ẹnu rẹ tó kò bá dà rárá, tó bá jẹ gọ́ọ̀mù, gọ́ọ̀mù lè ṣe àtúnṣe èémí tó ń bọ̀ láti ẹnu rẹ. Awọn èèyàn ò ní gbóòórùn òórùn tó ń wá lẹ́nu rẹ. Òórùn gọ́ọ̀mù yẹn ni wọ́n máa máa gbọ́, wọn a lè fẹ́ràn rẹ̀. Wọn á rí pé o jẹ́ ǹkan tó jẹ́ onímọ̀ tó, tó yára ìwúlò gọ́ọ̀mù jíjẹ líle. Nítorí náà èmi máa ń jẹ gọ́ọ̀mù nígbà mi. Mo máa fẹ́ ṣe àtúnṣe òórùn ẹnu mi ká ní mọ ẹsẹ jẹun tán nisinyi. Mo máa fẹ́ kí ẹlòmí gbóòórùn oúnjẹ tó ń bọ̀ wá lẹ́nu mi. Mo lè jẹ gọ́ọ̀mù láti fi tún òórùn àbí èémí ẹnu mi, mo lè tún un ṣe.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Aì, bẹ́ẹ̀ni, èmi jẹ́ ẹ̀yàn kan máa ń jí ní kùtùkùtù. Tí wá jẹ́ pé kùtùkùtù òwúrọ̀ o, aà, bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ ní gbogbo ìgbà. Mo mọ̀ pé òwúrọ̀ lọ́jọ́, ó sì ni mo sì máa ń lo ẹ̀rọ ayára bí àsá mi láti fi ríi wí pé màá ṣẹ́ẹ̀tì tó tán pè ní àlámù láti fi jí mi gẹ́gẹ́ bí ọ̀wọ̀ ọwọ́ pé aago mẹ́rin àbọ̀ tàbí aago márùn-ún ní àárọ̀. Yóò jẹ́ kí yin tètè ríi pé mo jí ní kùtùkùtù láti fi bẹ̀rẹ̀ ọjọ́ mi. Bẹ́ẹ̀ni, torí èmi ò ṣe èèyàn kan tí ó ń fẹ́ràn àti máa ń jí níbi ọwọ́ aago mẹ́sàn-án sí ọ aago mẹ́wàá. Aà, ọjọ́ sì bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti lè tí mo ti lè ṣe ní àárín aago márùn-ún àárọ̀ sí aago mẹ́wàá yẹn máa ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àwọn ènìyàn ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. A rí i pé ẹni tó bá tètè jí ní kùtùkùtù òwúrọ̀, a ti rí nǹkan púpọ̀ gbe ṣe yàtọ̀ sí ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ jí bíi ọwọ́ aago mẹ́sàn-án, aago mẹ́wàá àárọ̀. A lè pe wọ́n ní bẹ́ẹ̀ni ọ̀lẹ, ẹni tí ó fẹ́ kan ṣe. Àwọn ẹni tó bá tètè jí ní kùtùkùtù òwúrọ̀, a lè sọ pé ẹni bẹ́ẹ̀, akíkanjú ní ẹni náà torí òwúrọ̀ lọ́jọ́. Ǹkan tí èèyàn bá fẹ́ ṣe, èèyàn gbọ̀ ṣe ní kùtùkùtù àárọ̀ yẹn. Àárọ̀ ni èèyàn lè ṣe iṣẹ́ dáadáa kárakára torí ọ̀sán sí ìrọ̀lẹ́ báyìí Ara fi fẹ́ mọ fẹ́ ìsinmi àti ìlera, èèyàn ò ní fẹ́ ṣe iṣẹ́. Nítorí mo jẹ́ èèyàn tí ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ dáadáa.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? À, èmi ò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Àmọ́, àwọn ilé ìdárayá kan ti wà nísìíń, tó jẹ́ wípé tí o bá ní èròǹgbà láti lọ síbẹ̀ ní ru ọjọ́ kan, olemọ̀ jẹ ọjọ́ ọjọ́ òní, ká ní rú ọjọ́ òní mo fẹ́ lọ síbẹ̀. Mi ò need e láti fi orúkọ sílẹ̀. Àmọ́ ká ní rú bí ọ̀sẹ̀ tó ń bọ̀ ni mo fẹ́ lọ sí ilé ìdárayá. Ó ní nǹkan tí wọ́n ń pè ní booking. Eeyan ó lè ṣe ètò yẹn kalẹ̀lẹ̀, eeyan ó forúkọ sílẹ̀, eeyan ti e ti lè sanwo kale wípe rú, rú ọjọ́ òní, ọjọ́ méje tó ń bọ̀, mò ń bọ̀ wá sí ilé ìdárayá. O lè jẹ́ ilé oúnjẹ, ó lè jẹ́ ilé ibi tí ìyẹn ti lè, ah, ṣe àwọn eré ìdárayá, ó lè jẹ́ ilé fíìmù, ibi tí ẹ ti lè wo oríṣiríṣi fíìmù. Tí ẹ̀eyan bá ti ṣe nǹkan tí wọ́n ń pè ní booking kalẹ̀ lẹ̀, eeyan lè lọ bẹ̀. Bẹ́ẹ̀ ni èmi ó fi forúkọ sílẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀kankan ni mí, mo máa lọ sí ilé ìdárayá. Boya ẹ̀ẹ̀kan ní oṣù mẹ́ta, àbí ká ní pé boyaa ẹ̀ẹ̀méjì ní oṣù láàárín oṣù mẹ́ta, mo máa n ráyè lọ sí ilé ìdárayá. Èmi lọ́pọ̀lọ́pọ̀ ìgbà ilé mo máa ń gbé, ilé mo máa ń wà. Gbo ìdárayá tí màá bá fẹ́ ṣe, màá ṣe ní ilé. Ti n ba ní fíìmù kan tí mo fẹ́ wò ní ilé ìdárayá, mo lè wò ní ilé mi. Mo, mi ò ní dámọ́ àti jàdé, àbí kí n gun ọkọ̀ lọ ní ilé ìdárayá náà. Tí ó bá ní oúnjẹ kan tí mo fẹ́ sè àbí tí ó wù mí jẹ ní ilé ìdárayá, mò lè sè ẹ ní ilé mi. Depòdepo tí màá wa gbé ara mi, tí maa nipe mò lọ sí ilé ìdárayá. Ní báyìí, mi ò ní ìforúkọ sílẹ̀ kankan ní ilé ìdárayá kankan. Bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ ni, àwọn òmíràn máa ń lọ ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ àbí ní ọ́fíìsì, ṣùgbọ́n èmi ń ṣiṣẹ́ láti ilé. Iyen ni a máa ń pè ní work from home àbí ka pè ní remote job. Irú iṣẹ́ yìí kò ní need, kò ní ní pé kí n jáde lọ sí ibi kankan láti lọ ṣiṣẹ́. Mo kàn need láti jókòó sílé tí máa ti ní gbogbo àwọn irinṣẹ́ tí mo fẹ́ lò láti fi ṣe iṣẹ́. Màá jókòó sí ilé mi, màá dẹ̀ máa ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe. Èyí ni a ń pè ní iṣẹ́ láti ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ló pọ̀ bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè wa. Irú kí a máa ṣiṣẹ́ láti ilé yìí, ó dẹ̀, ó pọ̀ láàrín àwọn ọ̀dọ́ tí wọ́n ò fẹ́ ṣiṣẹ́ ọ́fíìsì mọ́. Irú iṣẹ́ láti ilé yìí ó fún mi ní, ah, kí la n pè é ní òmìnira. Bẹ́ẹ̀ ni, láti ṣe nǹkan tó bá wù mí pẹ̀lú àkókò mi. Mi ò ní ṣẹ̀ṣẹ̀ mọ̀ jí ní ago mẹ́rin àbi ágo márùn-ún láti máa lọ sáré lọ ma wẹ̀ kí n máa múra, kí ni mò ń lọ ń wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ àbí sí ọ́fíìsì. Bẹ́ẹ̀ ni, mo lè wà nílé mi, koda mọ́ lè má wẹ̀ láti àárọ̀ di alẹ́ kí nka ti ṣe iṣẹ́ mi tí pé kí n ṣe fún, boya, àwọn alábáṣepọ̀ mi àbí fún ọ̀gá mi, iyẹn tó jẹ́ kókó. Irú iṣẹ́ láti ilé yìí ó, ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ó fún mi ní òmìnira láti ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí ìgbà tó bá wù mí àti láti sì parí iṣẹ́ kí sì rán iṣẹ́ náà ránṣẹ́ sí ẹni tó rán mi níṣẹ́. Irú iṣẹ́ yìí báyìí ó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òmìnira láti jókòó lé láti ṣe iṣẹ́ dáadáa nígbà tí wọ́n bá sà ti ní irinṣẹ́ àti gbogbo ǹkan tí wọ́n nilò, tí wọ́n nílò láti fi ṣe iṣẹ́ yìí dáadáa. Irú iṣẹ́ yìí báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ fẹ́ máa ṣe. Wọn ò fẹ́ ṣe iṣẹ́ tí yóò máa mú wọn ní, kí wọ́n máa múra bí àwọn òṣìṣẹ́ ọ́fíìsì mọ̀. Irú iṣẹ́ yìí kò rí, kò gba, kò gba agbára púpọ̀. Ó kàn lè gba àkókò díẹ̀, àmọ́ àkókò tó bá wù wọ́n náà la lọ ṣe iṣẹ́. Ìgbà tí àwọn oníṣẹ́ ọ́fíìsì tí wọ́n ṣe iṣẹ́ ní, ní ọjọ́, wọ́n ṣe é ní, ní olùmọ̀mo, àwa tí a ṣe iṣẹ́ láti ilé, a lè ṣe iṣẹ́ ní òru, a lè ṣise ní àkókò tó bá wù wà kí a sà ti ṣe iṣẹ́ náà dáadáa kí a sì fi ránṣẹ́ sí ẹni tó ni iṣẹ́ kí a sì ti gbó wa sí àpò. Irú iṣẹ́ báyìí ni àwa fẹ́ràn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bí mo ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé ó ní nǹkan tí mo máa ń pè ní to do list. Àwọn yìí ni ibi tí màá kọ oríṣiríṣi iṣẹ́ tí mo fẹ́ ṣe. Kání irú òníi bái, mo ní iṣẹ́ mẹ́wàá tí mo fẹ́ ṣe. Àwọn tó jẹ́ iṣẹ́ àkànṣe lè jẹ́ bí mẹ́ta àbí márùn-ún nínú rẹ̀. Mo sì máa ń ṣètò wọn ni wípé màá fún wọn ní, ẹ́, àkókò àti ìgbà tí ó yẹ fún, ẹ́, iṣẹ́ àkànṣe kalukú. Màá mọ̀ wípé iye ago báyìí, iye ago ìṣẹ́jú àbí àkókò àti ìgbà mo fẹ́ lò fún iṣẹ́ àkànṣe alákọ̀ọ́kọ́ àti ti ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta títí tó jẹ́ bóyá orí elẹ́kaàrún. Má, oun ni àwọn iṣẹ́ àkànṣe yìí ni màá ṣe kọ̀ọ̀kó ṣe ní òwúrọ̀ kí ó tó fẹ́ mọ rẹ̀ mí àbí kí ó tó, bóyá kí ó tó di ọ̀sán, bóyá kí ebi tó fẹ́ mọ pamí. Àwọn irú iṣẹ́ àkànṣe báyìí òun ni mò ń, mo máa ń ṣe. Àwọn iṣẹ́ àkànṣe tí mo rí pé ó wọ́n gba àkókò ó dẹ̀, ó ni kí a fi àbojútó àti ìmù, ìmójútó tó yẹ fún. Bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ àkànṣe tí kò yẹ kí ènìyàn ṣe àṣìṣe rárá nbẹ́ẹ̀, tó yẹ k'èèyàn ṣe dáadáa, tọkàntọkàn àti pẹ̀lú gbogbo agbára. Irú àwọn iṣẹ́ báyìí èèyàn ó ṣètò wọn, èèyàn o fúnwọn ní àkókò àti àmójútó tó yẹ àti gbogbo agbára àti ẹ̀mí èèyàn oun l'èèyàn fi ṣe irú àwọn iṣẹ́ báyìí. Ó ṣètò wọn gẹ́gẹ́ bíi èèyàn ṣe rí pé wọ́n jẹ́ kókó tó wọ́n dè jẹ́, ẹ́, nǹkan tí ó yẹ kí èèyàn fi agbára àti ẹ̀mí èèyàn se ní ìgbà àti àkókò tó yẹ.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Há ìgbà ọmọdé mi tí mo rántí óóó, àwọn ìgbà yẹn pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Ìkan nínú rẹ̀ ni ìgbà tí a ṣẹ̀ kokuro níbi tí ìyá gbe te le ní ìgboro. A kó lọ sí ibòmíràn tó fẹ́ jẹ́ ibi tí àwọn èèyàn sì kọ́lé sí púpọ̀. Àmọ́ a bá àwọn èèyàn mì bẹ́ẹ̀. A bá àwọn èèyàn mì tí ó se Yorùbá. A bá àwọn Yorùbá bẹ́ẹ̀. Ọ̀pọ̀ àwọn t' abá' n bẹ́ẹ̀. Tán tí kokó kórí wẹ́ẹ̀ ni àwọn tàpá. Ó ṣi ní odò kan tí àwọn tàpá yìí ti lọ máa ń lúwẹ̀ẹ́, ton lọ máa ń pọnmi, wọn máa ń fọ́n ṣọ. Igba mii wa wọn lẹ pẹ́ já n bẹ́ẹ̀. Ọjọ́ tí àwa mọ̀ wipé odò yìí náà wà níbi ọ̀nà ilé wa. Àwa náà tẹ̀lé wọn lọ sí odò. A rí bí wọ́n ṣé ń lúwẹ̀ẹ́, bọ́n ṣé ń pọnmi, tọ́n fọ́n ṣọ toń ṣẹ́ ere nínú odò yìí. Gbogbo igba yìí ìgbá tà sí wa ní ọmọdé ni o. Àwa náà bá darapọ̀ mọ́ wọn. Awa náà jọ ń bá wọn lúwẹ̀ẹ́. A à rí pé Yorùbá là wọ́n àbí tàpá là wọ́n. Abí Yorùbá ni àwa àbí tàpá ni àwọn. A jọ ń ṣè gbógbo nǹkan papọ̀. Ìgbà mìíràn ton bá pa ẹja, a tẹ̀lé wọn lọ sódò. A bá wọn mú ẹja, wọ́n máa ń fún wa ní ẹja. Eyii ó jẹ ká di ọ̀rẹ́ pẹ̀lú wọn. Igbá tó yá, àwọn òbí wa wọ́n kìlọ̀ fún wa pé kí a má lọ sí odò mọ́. Àmọ́ a kò dá wọn lohun. A sì ń túbọ̀ lọ sí odò yẹn ní orekóorè. Àfi ìgbà tí ó di ọjọ́ kan tí àwọn òbí wa tàn ká wa mo, tán dá wa dùbúlẹ̀, táa ń fín wa ní ẹgbà. Àti ìgbà yẹn a ti kọ́ ẹ̀kọ́ wípé ka má fi lọ wẹ̀ ní odò yẹn mọ́. Ìdí tí wón ṣi ní ká má wẹ̀ ní odò yẹn mọ́ ó jẹ́ ìdí gidi. Nítorí wọ́n ní pé àwọn mì tí máa ń wẹ̀ sínú odò yẹn, àwọn mì máa ń fọ oríṣiríṣi sínú odò pé kí a má lọ fi ara kú íkòkuko. Idí tí wọn o ṣé fẹ́ kí a lọ sí odò yẹn mọ́. Àmọ́ ìrírí ìrírí yẹn láti a máa n lọ sódò táa lọ máa ń wẹ̀ táa máa ń ṣeré ó jẹ́ ìgbà tí mo fẹ́ràn tí mo rántí dáadáa. Ìgbà mìíràn wà tí ní ìgbà tí a lọ sí odò mọ́, a ní orí eré pàápàá tí àwa àti àwọn ọmọ tàpá yìí náà. Tí a jọ máa ń gbá bọ́ọ̀lù, a jọ máa ń ṣá eré, a máa ń ṣeré ìdárayá lóri pàpà yìí. Mọ́n múra wa ní mẹ́rin mẹ́rin táa ń gbá bọ́ọ̀lù bí àwọn eléré orí, àwọn táa ń gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ ni a ti máa ń ṣe eré wa. Àrà ǹkan tí mo rántí rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà ọmọdé. A máa ń wa kẹ̀kẹ́ náà, a máa ń ṣe eré oríṣiríṣi, a máa ń wo àwọn àwòrán náà papọ̀. Bẹ́ẹ̀ ni ìgbà tí ìgbà tí iná ò tíì dé, gbogbo ẹ̀ máa ń ṣókùnkùn ní alẹ́. Àmọ́ ìgbà tí iná bá dé, a máa ń jáde ní ìrọ̀lẹ́, a ṣère papọ̀ gẹ́gẹ́ bí ọmọdé.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Háà, bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi ni wípé màá ti mọ ǹkan tí oníbàárà mi ń fẹ́, màá ti ṣe iṣẹ́ àmúrelé tèmi, màá ti mọ àwọn ǹkan tí ó máa ń mú oníbàárà mi tó máa ń mú inú rẹ̀ dùn, màá ti mọ irú ẹni tó jẹ́, boya ẹni tó ga ni àbí ẹni tó kúrú, boya ẹni tó pupa àbí ẹni tó dúdú, màá mọ orúkọ rẹ̀, màá mọ iṣẹ́ tó ń ṣe, màá mọ ìlú tó ti wá. Màá ti ṣe àwọn ǹkan tí a ń pè ní findings ni màá ti ṣe nípa rẹ̀, màá ti ṣe research tèmi, màá ti mọ̀ nípa rẹ̀ nítorí oníbàárà tèmi ni. Màá sì fẹ́ fún un ní ìtọ́jú àti ìkín tó dáa. Màá fẹ́ ṣe ǹkan tí yóò mú inú rẹ̀ dùn. Màá fún un ní ìtọ́jú tó yẹ gẹ́gẹ́ bí oníbàárà nítorí mo máa ń ṣe ìtọ́jú oníbàárà mi náà ni ó sì mọ pada wá sí. Ko dà, ó lè ṣe àpéjuwé mi fún àwọn oníbàárà ọ̀pọ̀lopọ̀ mi tí wọ́n ń wá sí ọ̀dọ̀ mi. Bàá ti mọ àwọn ǹkan tó jẹ́ kókó nípa oníbàárà mi. Màá lè mọ bí màá ṣe dá lóhùn àwọn ìbéèrè tó bá fẹ́, à mọ bí màá ṣe fi èsí sí tí yóò tẹ́ ẹ lọ́rùn sí bí màá rí pé inú rẹ̀ ó dùn lọ́pọ̀lọpọ̀ nítorí ìtẹ́ lọ́rùn rẹ̀, òun lè mí wá. Tí ẹ bá ti rí ìtẹ́ lọ́rùn, tí wọ́n bá ti rí ìtẹ́ lọ́rùn láti ọ̀dọ̀ tèmi, òun, èmi náà lè rí ìtẹ́ lọ́rùn lọ́dọ̀ tí ẹ náà. Bí mo bá fẹ́ kó bá mi ra ọjà mi, tí ó bá jẹ́ pé ó ní ìtẹ́ lọ́rùn pẹ̀lú ọjà mi, èmi náà máa ní èrè lórí ọjà tí mo ń tà nítorí oníbàárà mi ń fẹ́ kí ni ó ní ìtẹ́ lọ́rùn pẹ̀lú ọjà tí èmi ń tà. Ní báyìí tí ẹ̀eyan bá ti ń múra dáadáa, tí ẹ̀eyan bá kọ́kọ́ fẹ́ pàdé oníbàárà kíwọ́n náà múra dáadáa, je ẹ̀eyan ǹkan tí ó ṣe wò, je ẹ̀eyan ǹkan tí ó fi-- ó fẹ́ràn, je ẹ̀eyan ǹkan tí ó lè kí a lè jó lọ́pọ̀lọpọ̀. Bí èèyàn ṣe ń pàdé, bí èèyàn ṣe ń tọ́jú oníbàárà èèyàn léléyi, bí ọwọ́ tí ẹeyan bá kọ́kọ́ nà sí oníbàárà ni ó fi se àpéjuwé irú èèyàn tí ẹni náà jẹ́. Kò ní irú ọwọ́ bẹ́ẹ̀ tí ẹeyan bá kọ́kọ́ nà sí oníbàárà. Ṣẹ́gbọ́n ọwọ́ ìtọ́jú ni, ọwọ́ ìgbàlejò ni. Irú oníbàárà yen kò ní gbagbe tí tí láéláé. Irú ǹkan báyẹn ni ó máa rántí, òǹdẹ̀ ni ó máa mọ pada wá ní gbogbo ìgbà wá sí ọ̀dọ̀ rẹ̀.

Iru fóònù alágbèéká wo ni ò ń lò? Nípa tí fóònù alágbèéká, rọ̀ ká ní pé a ní Android àní iPhone. Android lè mi lò. Orúkọ Android model tí mi dè ń lò ni Tecno Camon 19 ni irú fóònù tí mò ń lò. Fóònù mi tó jẹ́ Android ṣìrí, aì èyí tí a máa ń, àgbe lọ́wọ́ tí a máa ń tẹ ojú rẹ̀, tí a máa ń tẹ ni screen rẹ̀ ni. Iru fóònù yẹn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni mò fí ń ṣe. Kò sí iṣẹ́ tí kò lè ṣe. Mò fí ń kàwé, mò fí ń gbọ́ orin, mò fí ń, mò fí ń bá ẹ, àrá, ọ̀rẹ́ àti ẹbí sọ̀rọ̀. Gbo, iṣẹ́ tí ó lè ṣe gẹ́gẹ́ bí ẹ̀rọ ayára bí àsá, irú rẹ̀ náà ni fóònù alágbèéká mi. Irú rẹ̀ ló lè ṣe. Bẹ́ẹ̀ ni, irú fú, irú iṣẹ́ tí àwọn fóònù mí tó jẹ́ Android lè ṣe ò ní iṣẹ́ temi lè ṣe. Irú fóònù tí mò ń lò lélẹ̀ yìí, fóònù yẹn jẹ́ fóònù tó wúlò gẹ́gẹ́ mò lò fún iṣẹ́ mi. Mò fí ń pa owó, mò fí ń pè, mò fí ń bá àwọn ọ̀rẹ́ àti ẹbí sọ̀rọ̀, mò fí ń wo fíìmù, mò dẹ́ fí ń gbọ́ orin náà nígbà kú ìgbà. Bẹ́ẹ̀ ni.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Nípa ti ìrọ̀rí, èmi ò fi bẹ́ẹ̀ lo ìrọ̀rí púpọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ gan báyìí lọ́wọ́lọ́wọ́, mi ò lo ìrọ̀rí kankan, mi fi ń sùn. Àmọ́ ìgbà tí mo bá fẹ́ lo ìrọ̀rí, ẹ̀yọ̀ kan náà ti dára, ó ti tó fún ìrọ̀rí, ẹ̀yọ̀ kan ti dára, màá fẹ́ sùn. Mi ò rí lílo ìrọ̀rí dáadáa báyen náà. Ìrọ̀rí jẹ́ nǹkan tí èèyàn lè mọ̀lo fún àwọn tí wọ́n ń sùn láti fi ran bí orí àti ọrùn wọn lọ́wọ́. Àmọ́ èmi ò fi bẹ́ẹ̀ gbá ti ìrọ̀rí. Mo lè sùn láì lo ìrọ̀rí rárá. Bẹ́ẹ̀, mo lè sùn láì lo ìrọ̀rí. Àmọ́ ìgbà tí mo bá rí, mo dẹ̀ tún lè lò ó náà. Bẹ́ẹ̀, èmi ò, èmi ò fi bẹ́ẹ̀ lo ìrọ̀rí lọ́pọ̀ ìgbà mo máa ń sùn. Gbogbo láti mo ṣẹ̀ṣẹ̀ ko dé bí tí mo wá yìí, bẹ́ẹ̀dì nìkan mo ń sùn. Mi ò dẹ̀ ní i ọrùn tó ń dùn mi àbí orí, àbí kí n jí lọ́jokọ kan wa wípé ẹgbẹ́ ọrùn kan ń dùn mi rara. Mi ò ní irú ìrírí báyẹn. Mi ò lo ìrọ̀rí, mo, mo ń sùn gẹ́gẹ́ bí mo ṣe máa ń sùn tẹ́lẹ̀. Àmọ́ tí mo bá rí ìrọ̀rí kò ní buru ná á tún ran bí mo ṣe lè gbé ọrùn mi dáadáa tí mbá fẹ́ sùn ni. Ìrọ̀rí dára púpọ̀, àmọ́ èmi ò fi bẹ́ẹ̀ lò. Màá fẹ́ lò ara rà ó. Mi ò lè lo ju ẹ̀yọ̀ kan lọ. Méjì, ìyẹn tí ó bá tóbi, àwọn ìrọ̀rí mi kéré, àwọn ìrọ̀rí mi wọ́n tóbi. Ìrọ̀rí tó bá jẹ́ pé ìrọ̀rí tó tóbi, ẹ̀yọ̀ kan ti tó. Àmọ́ tí ọ́ba jẹ́ pé èyí tó kéré ni, mo lè lo méjì. Bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ni, mo bá rí èèyàn kan tó sa'láìní, tí mo dẹ̀ rí pé ó nídìí ìrànlọ́wọ́ mi, mo si rií pé mo lè ṣe ìrànlọ́wọ́ fún un ní gẹ́gẹ́ bí agbára mi bí ó ṣe ka. Màá ṣe ìrànlọ́wọ́ fún un. Fún-- onígbà kan tí ọ̀rẹ́ mi fẹ́ ṣe ìgbéyàwó ní ọdún tó kọjá, mo rí i wí pé nǹkan ṣẹ́ fẹ́ rẹ fún diẹ. Yato si pé mo bá ra aṣọ ẹbí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọkọ, mo tún fi owó ránṣẹ́ sí i pé kó fi ṣe ìmúra ìnáwó ìgbéyàwó rẹ̀. Ìná rẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ dùpẹ́ lọ́wọ́ mi, torí àwọn tó jẹ́ ẹbí rẹ̀ gan-an wọn ò ránṣẹ́ owó sí bẹ̀. Igba ta tún dé ibi tí a ti ṣe ìgbéyàwó, mo bá ṣe àwọn ètò ọlọ́jọ́, àwọn ètò oríṣìíríṣìí. Ibi ta a gba hòtẹ́ẹ̀lì sí, àwa lásán owo ibẹ̀, aa jẹ́ kó ṣe ìnáwó, àwa lásán owo ounjẹ ibẹ̀, a jẹ́ kó tún ṣe ìnáwó oúnjẹ fún wa. A ṣàa rán lọ́wọ́, aa jẹ́ kí ẹrù ìgbéyàwó yẹn ko wo lọ́rùn. Bẹ́ẹ̀ni, ní ọ̀nà ibo mí tí mo ti máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn, ni tí n bá rí èèyàn kan tí mo ríi wí pé ó kù diẹ̀ ká tó fún ún, boya ìrànlọ́wọ́ oúnjẹ ni, màá fún un ní oúnjẹ. Bẹ́ẹ̀, mo lè ní pé kó wá ká jọ pín oúnjẹ tí emi ba ni. Tàbí má rí ẹnìkan tí ò ní aṣọ tí èmi sì ní lọ́pọ̀lọpọ̀, mo lè fún ẹni náà ní aṣọ tèmi náà. Tó bá jẹ́ tí owó náà sì ni, mo lè fún ẹni náà ní owó gẹ́gẹ́ bí agbára mi bá ṣe gbé. Ọ̀pọ̀ ìgbà ni, igbá ti mo máa ń wa ọkọ̀ àwọn òbí mi lọ n títì, tí màá rí èèyàn tó ń rìn lẹ́gbẹ̀ẹ́ títì, mo lè dúró kí n gbé wọn dé títì. Èyí ni àwọn ọ̀nà tí mo fi máa ń ran àwọn ènìyàn ní ọwọ́. Oríṣìíríṣìí ọ̀nà ló pọ̀. Mo tún lè bá èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyànjú, mo lè gbe sókè, mo lè fi ọ̀rọ̀ ìyànjú kí n fi gbe sókè. Tin n ba rí ẹni tí ó-- tí ọkàn rẹ̀ kuru, mo lè fi ọ̀rọ̀ ìyànjú gbe sókè. Ti n bá tún rí ẹni tó nílò àdúrà mì na, à, mo lè gbà awẹ́ ati àdúrà torí ẹ̀yàn kan, mo lè fi àdúrà kí n fi ran ẹni náà lọ́wọ́, kí n gbà á dúrà nítorí rẹ̀, kí n bá Ọlọ́run sọ̀rọ̀ fún ẹni náà.

Orin wo ni o fẹ́ràn jù? Nípa ti orin tí mo fẹ́ràn, háa a lè sọ wípé àwọn orin wà ní èdè Gẹ̀ẹ́sì, àwọn orin Yorùbá náà sì wà. Àmọ́ àwọn orin tí mo fẹ́ràn jù ni àwọn orin àdúrà, àwọn orin tí mo máa ń gbọ́ ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Àwọn orin tí mo máa ń fi gba àdúrà, mo máa ń fi àwọn orin mi mo máa ń fi ka Bíbélì, mi ò mo lẹ̀, mo máa gbọ́, ti mo ba ń ṣiṣẹ́, mo máa jó, àwọn mi wà tí màá fi gba àdúrà ọ̀sán. Àmọ́ àwọn orin tí mo fẹ́ràn jù, èyí a lè pè àkórí orin yẹn ni Hallelujah. Hallelujah yìí mo máa ń gbọ́ ní àárọ̀, ti n ba ṣẹ́ ji ní àárọ̀, mo fẹ́ máa gbọ́ ní òwúrọ̀. Mo fẹ́ràn orin yen, orin Hallelujah, mo máa ń fi gba àdúrà ní àárọ̀ náà. Bẹ́ẹ̀ ni, màá fe bá Ọlọ́run sọ̀rọ̀. Modẹ̀ máa ń fi ka Bíbélì mi náà. Bẹ́ẹ̀ orin Hallelujah yẹn. Óde ní orin, ẹ́ ti mo pè ní ẹ̀bẹ̀. Ẹ̀bẹ̀ yìí orin àdúrà náà ni oun náà. Ẹni tó kọ ó pẹ̀bẹ̀ fún oore-ọ̀fẹ́ àti àánú ní ọ̀dọ̀ Olúwa. Orin yẹn dẹ̀ jẹ́ orin àdúrà. Gbogbo ọ̀rọ̀ tí ó wà nínú orin yẹn ó dára lọ́pọ̀lọ́pọ̀ fún ọ̀dọ́ tó fẹ́ gba àdúrà sí Ọlọ́run. Orin àdúrà ni ó dẹ̀, ó ṣe kókó fún gbogbo ọ̀nà ayé ẹ̀dá. Àwọn orin tí èmi fẹ́ràn nìyẹn. Mo dẹ̀ fẹ́ràn àwọn orin mí, àwọn orin mí ta n pè ní Afrobeat tí àwọn olórin oríṣìíríṣìí máa ń kọ. Èmi ò really gbọ́ wọn dáadáa. Àmọ́ bí a ti máa ń ṣiṣẹ́ ní ọ̀sán, tí màá rí pé orin ara mi fẹ́ ṣe jẹ́, mo lè gbọ́ àwọn orin yẹn, mo lè jó sí wọn kí ara mi kó ya gágá. Mo lè fi àwọn orin yẹn, mo lè fi ṣe ìdárayá náà. Íru àwọn orin báyìí ni mo fẹ́ràn. Àmọ́ àwọn orin tí mo fẹ́ràn jù ni orin Hallelujah àti orin ẹ̀bẹ̀ fún oore-ọ̀fẹ́ àti àánú àti ọ̀dọ̀ Olúwa.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àà, ìpàdé orí fóònù mi kò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ àmọ́ mi ò ní, mi ò ní nnkan ta ń pè é ní choice. Mo gbùdọ fẹ́ràn rẹ̀ ni. Àwọn ìpàdé orí fóònù sì máa ń wáyé nígbà tí kò bá sí ààyè láti fi pàdé káríra wa ní ojúkorojú. Iru àwọn ìpàdé yìí ó dẹ́ ṣe kókó tí a bá ní àwọn ọ̀rọ̀ tí a ṣòtì àbí àwọn ọ̀rọ̀ tó yẹ ká sọ fún bóyá tí a bá ń ṣe ìmúra fún, à, ìnáwó kan tó ń bọ̀ wá níwájú, a deríra ní ojúkorojú. Àwọn ìpàdé orí fóònù yìí ó ṣe kókó. A lè gbọ́ra wáyé, a lè sọ̀rọ̀ dé gan tití dìgbà tábá tó ríra wa ní ojúkorojú. Àwọn ìpàdé orí fóònù yìí nígbà mi kì í lọ dáadáa tí nẹ́tíwọ̀kì ò bá ṣe dáadáa àbí tí ò bá sína ngbámi. Tí fóònù bá ti kú, àwọn ìpàdé yìí le máa ṣee ṣè. Nẹ́tíwọ̀kì dẹ̀ jẹ́ ǹkan ẹyọ kan tó máa ń dí ìpàdé orí fóònù lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Kòi jẹ kó lọ dáadáa. Wọ́n, ìgbà mí wá tí ẹlòmíí bá ń sọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ tó ń sọ wọ́n máa ma fẹ́ àbí kọ́ maa máa fọn kí èémí náà lè máa sọ̀rọ̀ kí ẹni tí mo ń bá sọ̀rọ̀ kó mọ̀ gbo nkan tí mò ń sọ dáadáa. Àrá àwọn ìjákulẹ̀ tó wà ní, pẹ̀lú ìpàdé orí fóònù nìyẹn. Àmọ́ ìpàdé orí fóònù ó dá lọ́pọ̀lọpọ̀. Ígbà tí ẹ̀eyàn bá wà níbi tó jìn tí èèyàn ò sì rí bóyá ọ̀rẹ́ ẹbí àbí àwọn olólùfẹ́ èèyàn, tí ò bá wọn pàdé, ò lérí wọn sójú, ìpàdé orí fóònù yìí ni èèyàn lè ṣe. A lè pè wọ́n ní bóyá voice call, voice chat àbí video call. Iru àwọn ìpàdé tí èèyàn lè ṣe ré lórí pẹ̀lú fóònù bẹ́ẹ̀ ni.